Ṣé ẹ máa ń pe àwọn oníbaara túntùn? Ó ṣe é máa ń pe àwọn oníbaara túntùn dára, ó dẹ wà láárin awọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Idi niyen tí mo fẹ́ máa ṣe eléyii ní ọ̀nà tió tó ati ní ọ̀nà tó yẹ, nǹkan tí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹ rẹ bá ṣí ṣílẹ̀. Gẹ́tìgẹ́tì yóò ṣí bẹ́ẹ̀ ṣe.

Nígbà wo ni o kẹ́hin nǹkan ìgbẹ́kalẹ̀ ẹṣẹ? Ìgbẹ́kalẹ̀ ẹṣẹ jẹ́ ǹkan tó ṣe é ṣe fún ẹni tí ó fẹ́ lọ sí ibi tí kò jẹ́ nǹkan tí ẹni tí ó fẹ́ lọ sí ibi tí kò jẹ́ nǹkan tí ẹṣọ padà kí n dí nǹkan tí mo ti nífẹ̀ẹ́ sí, ẹlẹ́rìí ní ànátí ọ̀tọ̀ àti ní ànátí ó sì yàn án láti kó jẹ́ nǹkan tí a dara tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o ti ṣìná rí? Eleyi jẹ́ ǹkan tí mo ti ṣe rí gẹ́gẹ́ bí ènìyàn, ó lè ṣe ǹkan tí ó burú náà. Nígbà tí n bá ṣe eléyìí, máa ri dáju pé mo fẹ wo gbogbo àwọn ǹkan tí mo le rò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ máa mú inu mi dùn ní gbogbo ìgbà láti máa ṣe ńi gidi, gidi si.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn òun ni orin ìgbàgbọ́. Orin ìgbàgbọ́ jẹ́ orin kan tí ó dára, ó dé jẹ́ orin kan tí mo nífẹ̀ẹ́ sí pé óun ni mo fẹ́ràn láti máa gbọ́. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó wà lára àwọn ǹkan tí ó máa n mú'nu mi dùn nígbà tí mo bá ṣe. Irú àwọn ẹlẹ́yìí náà.

Ẹlé wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì gidigidi náà sẹ̀. Mo ní àwọn ẹrọ̀ ọlọ́gbọ́n tí ó pọ̀ die níle lé, nítorí pé àwọn ẹrọ̀ ọlọ́gbọ́n ni mo máa lò fún àwọn iṣẹ́ àti àwọn nǹkan kan tí mo máa ṣe. Náà dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ẹléyii jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa lò tọ́bẹ̀ dẹ́ nǹkan tí ó dára tí mo fẹ́ràn láti máa ṣẹ̀ ní gbogbo ìgbà náà ṣi.

Eléyii de wà lára àwọn kọ̀ọ̀kan tí ó wà nínú ọkàn mi láti máa ṣe ní gbogbo ìgbà náà tó dára. Abuda máa kún má sì rán wá kuro fún àwọn ènìyàn tí aye bá ṣi sílẹ̀ fún mi láti ṣe. Ǹjẹ́ kí ènìyàn ṣẹ eléyi dè wà lára àwọn ǹkan tí o dara ti ó maa n mú Inu eeyan dun. Eléyi dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí á sì máa ṣe ní gbogbo ìgbà náà ṣe.

Éléyì dé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó de jẹ́ kí ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà mìí tí ayẹ rẹ bá ṣí sílẹ̀ náà láti máa lè ènìyàn kórò ní iṣẹ́ kì í ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe àmọ́ nígbà tí ayẹ rẹ bá ṣí sílẹ̀, mo máa ṣe àwọn eléyi bóyá nígbà tí ènìyàn bá ṣe ǹkan tí ó dára, ìgbà yìí ni mo máa ṣe àwọn eléyi ná.

Nítorí pé eléyi je nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì ó de yẹ kí ènìyàn ki, ó máa ṣe ní gbogbo ìgba naa, àwọn alá nígbà wo, ní ìwúwo kuro náà, mo de máa rí pé mo mọ iṣẹ́ gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ni ona tí ó sì yẹ́ náà nítorí pé eleyi jẹ́ nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì fún mi láti ṣe gege bí ènìyàn ṣe.

Nǹkan tí mo máa ṣe ti o dè máa n mú inu mi dun náà nítorí pé nígbà tí ènìyàn bá ń ṣe eleyii, ó máa mọ ogbon àti ìmọ̀ wa. Ìdí nìyẹn tí mo fi máa ṣe àwọn eléyìí. Àwọn èrò ayara bi asa àti àwọn èèyàn lè máa yanjú àwọn ìṣòro tó wà lórí ọ̀ràn náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹni tó gbó jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó lè dára kí ènìyàn kí ó máa ṣe ni.

Ele yii de wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó jẹ́ nǹkan ti ó dára, mi ò dẹ̀ ní àwòrán lára. O ye kí ènìyàn ní àwòrán lára, kì ń ṣe nǹkan ti ó tọ̀nà. Nílẹ̀ Yorùbá, ìdí nìyen tí mi o fi ní ele yii lara, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà, ó dẹ̀ wà lára awon nǹkan ti ó tun dára gidigidi síi nígbà gbogbo náà.

Mo máa ń rí i dájú pé mo ṣe wọ́n ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó ye náà tórí pé ó jẹ́ nkan tó ṣe pàtàkì. Nọ́mbà ọ̀ri lè jẹ́ nọ́mbà kan tí ó wà lọ́wọ́ mi nítorí pé nọ́mbà yìí jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì Ó dà jẹ́ nọ́mbà kan tí ó dára ná. Mo de mo e pé mo máa lo eleyìí nítorí pé éléyì jẹ́ nǹkan tí ó dára tí ó dà ṣe pàtàkì gidigidi náà sì.

Eléyìí dà wá lára àwọn ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà, torí pé ó ṣe pàtàkì pé ó dà maá múnú mi dùn nígbà tí mo bá ṣe irú àwọn eléyìí náà síbẹ̀. Lóòtọ́ da, ọ̀kọ̀dọ̀ orí òǹdàjì ó dà jẹ́ ǹkan tí mo máa ń ṣe gidibkkèedé, tàbí jẹ́ ǹkan tó dára ó di ǹkan tí mo fi máa ń ṣe eléyìí, ó dà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ná. Mo de máa n ri lára pe mo m n máa ṣe eléyìí ní ọ̀nà tó tọ́.

Tó dára, eléyìí dé wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí mo máa n rí pé mo máa ń ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà láti rí dájú pé gbogbo ara wà ní pípé tí ó dè dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa ríi dáju pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti jẹ oúnjẹ tó dára àti láti jẹun ní àsìkò àti láti ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì gidigidi náà. Eléyìí dé jẹ́ nǹkan tí.

Mo nílò láti ṣe, nítorí pé lé wà lára àwọn ǹkan tó ṣe pàtàkì tó dé kí ènìyàn kí ó má ṣe ní ìgbà gbogbo náà ó dé wà lára àwọn nǹkan tí ó maa mú inú mi dùn nígbàtí mo bá ṣe irú àwọn eléyìí tóri dára. Mo lè máa rí àwọn ènìyàn láyé, kí n sì bá wọn sọ̀rọ̀ níbẹ̀ tuntun, nítorí pé láti kọ́ nípa àwọn ohun tuntun jẹ́ nǹkan tó ṣe pàtàkì, tó lè ràn ènìyàn lọ́wọ́ kí ó má bàa dúró sí ibi kan náà nígbà gbogbo.

Ṣé o ti fún ni ni ajẹ rí? Láti fún ni ni ajẹ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó dà jẹ́ nǹkan tí mo ti sẹ̀ rí gẹ́gẹ́ bí ènìyàn, mo rò pé nǹkan tí ó dára tí ó le yẹ kí ènìyàn kí ó ṣe ni. Mo le ṣe eléyìí nígbà tí ayọ̀ rẹ̀ ṣẹlẹ̀ fún mi nítorí pé ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, tó le ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà ṣébẹ̀

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwó òhún? Ẹ̀rọ ìrànwó òún jẹ́ ẹ̀rọ kan tó dára tí mo dè máa ń lò ní oòrékoòré náà, nitorí pé ó jẹ́ ẹ̀rọ kan ti ó ṣe pàtàkì. Di niyẹn tí mo fi máa ń lo eléyìí ó dẹ̀ jẹ́ ǹnkan ti ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí láti máa lò, nítorí pé eléyii jẹ́ ǹnkan ti ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì gidigidi ni.

O dẹ̀ wà lára àwọn nǹkan tó jẹ́ pe mo máa n rí i dájú pé mò kọ àkọsílẹ̀ wọn ní ọ̀nà tí ó tọ̀ náà dáradára. Mo dẹ̀ máa n rí i dájú pé àwọn alá wọ̀yìí jẹ́ alá kò n ti mọ̀ lá nígbà pipe sẹ́yìn nígbà tí mo dẹ̀ lá á. Mo pe àkíyèsí àwọn ènìyàn sì ẹgbè, mo dẹ̀ gbàdúrà lórí re nà àtìgbàyẹn jẹ́ ìgbà sẹ́yìn tí mo ti ní irú àwọn alábàá èyí, ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣẹ̀ṣẹ̀ pàtàkì sí mi náà.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoojúmọ́? Láti máa fọwọ́ lójoojúmọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dé máa ṣe eléyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé ó lè jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dé máa rí pé ó máa ń fọ ọwọ́ mi lóòrèkóòrè nítorí pé fún ìmọ́tótó ara ẹni, ìdí nìyẹn tí a máa ṣe léèyí.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibìkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa ń lọ sí ìbi bayii ní oríṣiríṣi ọ̀nà, nítorí pé ó jẹ́ ibìkan tí ó dára. Mo dè máa ń rí i dájú wipé mo lọ síbẹ̀ láti lọ ní ìsipáyà ọkàn àti láti lọ ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà idi niyi tí mó fi máa ń ṣe àwọn eleyìí.

Ṣé o ní ìfọrúkọ ṣile ní ilé ìdárayá? Ìfọrúkọ ṣile ní ilé ìdárayá jẹ́ nǹkan tí ó dára, mo dà ẹ́ ní eleyìí e wa lara awon ǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí mo de máa ń ṣe ní ìgbà gbogbo. Ó de jẹ́ nǹkan tí mo máa rí dájú pé mo ṣe ákosíle re ní gbogbo ìgbà náà láilaisi ìdíwo abí ìdena.

Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo dé ma n rí dá pé mo máa ń ṣe irun mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Ǹ ó yẹn, bóyá ní ìgbà méje lójoojúmọ́, ó dè jẹ́ nǹkan tí ó dára tí mo bá máa ń ṣe. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣẹ́ ní gbogbo ìgbà láti rí dájú pé kó gbogbo àwọn nǹkan tí ènìyàn ṣe o lọ́ni déédéé náà.

Ó dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi láti ṣe gẹ́gẹ́ bí èèyàn ní gbogbo ìgbà náà ṣe, mo dẹ̀ máa n ṣètò gbogbo ìjì mi ṣe déédé, aago márùn-ún ní òwúrọ̀, láti dájú mo ṣe gbogbo àwọn iṣẹ àti àwọn ǹkan tí mo lérò láti ṣe gangan ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì náà kí èèyàn má ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀síbẹ̀

Eléyìí jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀, ní tọri kí eeyan rìn irinàjò jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ si. Mo dẹ̀ máa n rí i pé mo rìnrìnàjò fún iṣẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo ní ìpè ní ìlú mìíràn láti lọ sí ìlú mìíràn fún iṣẹ́. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti wo gbogbo àwọn nǹkan tí ènìyàn ń ṣe pọ̀n lọ déédéé.

Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe ní ìgbà tí ààyè rẹ bá ṣi sílẹ̀ fún mi láti ṣe irú àwọn eléyìí lọ́pọ̀lọpọ̀ náà ṣe. Ìgbà kẹ́yìn tí mo dẹ́sọkọ́ ni ìgbà tí mo wà, nígbà tí mo ṣe ọjọ́ ìbí mi. Kẹ́yìn ìgbà jẹ́ ìgbà kan tí ó gbómi jẹ lójú mi nítorí pé ó ṣe nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà. Eléyìí jẹ́ nǹkan tó dára kí ènìyàn kí ó máa ṣe.

Eléyi de jẹ́ ǹkan tió ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn ma ṣe náà. Mo dẹ̀ ma n rí pé mo ṣe gbogbò àwọn nǹkan tí mo ti ṣe ní déédé àti ní ona tí ó ṣi dára náà ṣi. Aṣọ otutu jẹ́ aṣọ kan tí ó dára, mo dẹ̀ rí pé mo ní aṣọ yìí, òun ni màá wọ̀ nígbà tí òtítù bá wà àbí nígbà tí àáà yínyin bá wà náà. Eléyi de jẹ́ ǹkan tó dára, ó wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dé wà nínú àwọn nǹkan tí ọ̀ dára náà ní ìgbà gbogbo. Ìdí nìyẹn tí mo fi máa n ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà náà ṣì. Mo dẹ̀ máa n rí pé mo máa n lo fóònù mi ní àkókò tí ó pọ̀ díẹ̀, nítorí wípé mó máa n lo fún iṣẹ́ àti àwọn nǹkan kan tí yóò ṣe pàtàkì sí mi. Ìdí nìyẹn tó jẹ́ wí pé gbogbo àwọn nǹkan tí mo máa n ṣe, ó wà ní ìpele ìpele. Ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì náà.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn gbọ́ gẹ́gẹ́ bí ènìyàn, òun ni orin igbàgbọ́. Orin igbàgbọ́ jẹ́ orin kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó mọ̀ de ní ìfẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn. Orin yìí ni mo dẹ fẹ́ràn láti máa gbọ́ ní gbogbo ìgbà náà, ó jẹ́ pé ó jẹ́ orin kan tí ó dára tí ó le ṣe pataki fun mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa gbọ́, ó lè máa mú ọgbọ́n imo àti òye wá ní gbogbo ọ̀nà náà sì.

Àh, eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ìdí nìyẹn tí mo rí fẹ́ràn àwọn ẹbí yìí. Láti máa pàrọ̀ ọkàn mi jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ̀ máa ń ṣe eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Elédè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ọ̀nà náà.

Báwo ni ènìyàn ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣe iṣẹ́? Láti bá àwọn ẹlẹgbẹ́ ṣe iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dé jẹ́ nǹkan tí ó dára náà, mo dé máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó ṣì yẹ. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì ná, eléyìí dé wà nínú àwọn nǹkan tí ọ́ maa n mú inú mi dùn nígbà tí mo bá ṣe wọ́n.

Irú ojú ọjọ́ wó ní ó fẹ́ràn jù. Ojú ọjọ́ tí mo fẹ́ràn gẹ́gẹ́ bì ènìyàn ni ìgbà tí òjò bá rọ̀. Nígbà tí ó bá sí òjò, ìgbà yi je nkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè fẹ́ràn. Ọ̀ de jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi ná. Ìdí nìyí tí mo fi fẹ́ràn. Ìgbà wọ̀nyí ó dè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn láti máa ṣe gidigidi náà ṣi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́ro fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́ro fún ìlera jẹ́ àwọn oúnjẹ kan tí ó dára tí ó de ṣe pàtàkì. Ẹmi máa ń jẹ ń dájú pé mo n jẹ àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Nítorí pé àwọn oúnjẹ wọ̀nyí jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè wún mi láti máa jẹ gẹ́gẹ́ bí ènìyàn. Idí niyí tí mo fi máa ń jẹ àwọn eléyìí síbẹ̀.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibi kan tí mo máa ń lọ gẹ́gẹ́ bí ènìyàn, ó dà jẹ́ ibi kan tí ó dára ná. Ìdí niyen tí mo fi máa ń lọ síbèyì jẹ́ wípé ó jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí inu mi de máa ń dún sí lórekore naa, ó de jẹ́ ibi kan tí ó dára ní gbogbo ìgbà tí ó de máa ṣe àwọn ǹkan tí ó dára fún ènìyàn.

Oṣù wo nínú ọdún lo fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún oun ni oṣù tí a máa ń ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn oṣù won yii de jẹ́ oṣù kan tí ó dára fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn oṣù yi jẹ́ oṣù kan tí mo fẹ́ràn. Wo de wà nínú oṣù kan tí ó ṣe pàtàkì sí mi náà? Oṣù yi jẹ́ oṣù kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ́ àwọn oṣù kan tí ó dára.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ ìtumọ̀ orúkọ kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ́wà lára ìtumọ̀ orúkọ tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà ni tóri pé eléyìí jẹ́ nǹkan tó dára. Eléyìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi ní gbogbo ìgbà.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dè máa múnú dún ní gbogbo ìgbà náà, ìdí niyen tí mo fi máa ń ṣe àwọn eléyìí nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì fúnmi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà ṣe. Mo dẹ̀ máa ń darí pé mo ṣe àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ̀, ní ọ̀nà tí ó yẹ, àkókò ọdún kan tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí i ọ̀ràn ni àkókò ọdún tí ààyè máa ṣe fún mi.

Báwo ni òṣe ma n, báwo ni bátírì re se ma n dúró? Bátírì re jẹ́ ǹkan tó ṣe pàtàkì ó de máa ń dúró ní ọ̀nà ti tọ́ àti ní ọ̀nà tó yẹ náà, ni toripe mó máa ń lò fún àwọn iṣẹ́ tí ó pọ̀. Eléyi de jẹ́ ǹkan tí ó dára ní gbogbo ìgbà náà kí ènìyàn maa ṣe. Idi nìyẹn tí mo fi máa ń ṣe eléyi ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ tóripe o jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi.

Irú kọ̀mpútà wò ní o ní? Kọ̀mpútà tí mo ní gẹ́gẹ́ bí ènìyàn jẹ́ kọ̀mpútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dà máa ń lò ó fún iṣẹ́ tí ó pọ̀ náà. À kọ̀mpútà ìyẹn tí ilé-iṣẹ́ Dell tí wọ́n ṣẹ̀ ṣọ́jáde, o jẹ́ kọ̀mpútà kan tí ó dára. Éleyi mi mo dà máa ń lò ó fún àwọn iṣẹ́ tí mo máa ń ṣe. Eléyi jẹ́ nǹkan tí ó ṣe patákbt fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe irun ti ó kú jẹ́ nǹkan tí ó dára nìyẹn.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Láti darí ènìyàn jí kì í ṣe nǹkan tó burú. Nígbà tí mo bá ní ààyè láti ṣe ele yii, mo máa ń ṣé e pẹ̀lú ọkọ̀ kan ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ, àti láti dárí gbogbo àwọn nǹkan tí mo n ṣe ntẹ̀síwájú naa. Idí nìyen tí mo fi máa ń ṣe àwọn ele yìí. Ó de jẹ́ ǹkan ti ó dára láti ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó máa ń mú inu mi dùn nígbà tí mo bá ń ṣe é.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ẹ̀rọ kan tí ó dára, mo de máa ń lo eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà, nítorí pé eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de ẹ́ yẹ kí ènìyàn kí ó máa lo ìdí niyen, torí pé ní òrekọore nígbà tí àyè rẹ bá ṣi silẹ́, mo máa n lò àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ní idi tí mo fi máa ń lo àwọn ẹ̀rọ wọ̀nyí náà.

Nígbà wo ni mo máa ò keyin lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibi kan ti o ṣe pàtàkì, mo de fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo de ṣẹ lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tí ó kọjá. Nitoripe o jẹ́ nǹkan ti o dára, ìdí nìyẹn tí mo fi lọ síbẹ̀. Eleyii dè jẹ́ nǹkan, o wà lára awon nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Ó de jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì láti ṣe, ìdí nìyẹn tí mo fi máa ṣe àwọn eleyii.

Báwo ni ó ṣe máa ń dáàbò bo àaye íkòkọ̀ rẹ lọ́ri íńtánẹ́ẹ̀tì? Àaye Ìkòkọ̀ mí lọ́ íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe ìdáàbò bo eléyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi láti máa ṣe gégébí ènìyàn náà nítorí pé nǹkan tí ó dára tó dè yẹ kí èèyàn kì í, ó máa ṣe ní gbogbo ìgbà ni.

Eléyí de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn ohun mímu pírọ́tíìnì jẹ́ àwọn kan ti je ebtnolára èyí tí mi ò fẹ́ràn láti máa mú. Nitorioepípín kii ṣe ǹkan tí ó lara ní àgọ ara ènìyàn. Ìdínìyẹn tó pé ní Òrìṣà kó rẹ̀ mo máa dá yí pé mi ò kí ń mú àwọn elérí. Eléyí de je nkan ti o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà tó dẹ̀ tun wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà.

Eléyi jẹ́ ǹkan tí ó de se pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ó dọ̀ jẹ́ ǹkan tí mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe dáradára. Àn eléyì de jẹ́ lára àwọn nkan tí ó tún máa ń mú mí dùn ní gbogbo ìgbà náà síbẹ̀ sí. Àmọ́ dẹ̀ mọ bí wọ́n ti ń ya àwòrán, ṣọ́ pé ìyà àwòrán jẹ́ ǹkan tí ó dára, ó de jẹ́ ǹkan tí ó máa ń mú inu mí dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìvnáà síbẹ̀ sí.

Ẹ̀lẹ̀yi jẹ́ nǹkan tí ó dára, odẹ̀ jẹ́ oṣe kan tí mo fẹ́ràn. Oṣù Máàsù ni oṣù tí a bí mi, ọjọ́ ẹ̀dẹ̀ jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dààmú lọ́wọ́ mi nínú oṣù kẹta ọdún, sọ pé ó jẹ́ ìbẹ̀rẹ̀ àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi, àwọn nǹkan tí ó ṣe é máa gbọn, àwọn nǹkan tí mo nílò láti ṣe ìrìnde dáradára, sọ pé ó jẹ́ nǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Ọjà mi je ńkan tí ó ṣe pàtàkì si mi mo dàgbà sí ilé ní orí kọ́rọ́ náà, kí n tó lè jẹ́ ǹkan tí ó dára nítorí tí mo fẹ́ mú sókè ọkàn tí mo ní rẹ̀ láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó tìyẹ̀ náà. Eléèlé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó lè má mú wá nínú orí kọ́rọ́ náà tí mo bá ṣe àwọn eléèyàn.

Éléyì dè jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan ti dára, mo dè máa wọ ìbọ̀run nígbà tí ọ̀rùn bá pọ̀ kẹ̀rẹ̀kẹ̀dẹ̀ tó dé wù mi láti jáde. Bẹ́ẹ̀ ni mo máa ṣe yìí. Nǹkan bí eléyi nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ní yì tí mo fi máa ṣe eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó sì yẹ náà.

Ṣe o fẹ́ran kọfí tàbí tíì? Tíì jẹ́ nǹkan tí mo fẹ́ran gege bi eniyan. Ó de wà lára awon nǹkan tí mo fẹ́ran láti máa mú náà ní òre koo rè nígbà tí àyè re ba ṣi ṣilẹ́ fún mi, kọfí ni mò ń máa mú, Tíì ni mò ń máa mú, ó máa ń fún mi ni okun àti agbára. Mo de fẹ́ran láti máa mú kọfí ní àràárọ̀ kí n tó lọ síbi iṣẹ́ abí kí n ló ṣe àwọn nǹkan kan náà síbẹ̀síbẹ̀ sí.

Ọjọ́ mélòó ni ń fún ìsinmi ọdọọdún? Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún jẹ́ nǹkan tó pọ̀ dé, ó dẹ̀ jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ tode máa ń múnú mi dùn mọ dé máa ri dàju pe mo má ṣe gbogbo awon nǹkan tí mo lérò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó ye nà á. Fún ìgbà méji, àbísímétà ẹ́ẹ̀ sì mẹ́ta ni ọdọọdún máa lọ fún ìsinmi ó dẹ̀ jẹ́ nǹkan tó dára fún ọ̀pọ̀lọpọ̀

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tó mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dà wá nínú àwọn nǹkan tó mo fẹ́ràn láti máa lò ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Elédè jẹ́ nǹkan tí ó dára tí mo dé ma n rí dájú pé mo n ṣe ní gbogbo ìgbà náà nítorí pé elé yìí jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ jẹ́ ǹnkan tó ṣe pàtàkì ó de wá nínú àwọn ǹnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn na, mó de máa ń wọ eleyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ́ nitóri pé eléyìí jẹ́ ǹnkan tí ó dàra ti inu de máa ń dùn sí nígbà tí mo bá ṣe awọn eléyìí, nígbà tí mo bá kẹ́rù mi bí a mo bá kẹ́rù lọ sódo eeyan ìgbà wọ̀nyií, mo màá n wọ awon ohun ọ̀ṣọ́

Ẹlẹ́yí jẹ́ ǹkan tó dára tọ de yeń k'eeyan ṣẹ náà nígbà tí ènìyàn bá ti ṣe àwọn ǹkan tó leró láti ṣe ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tó yẹ. Idi níyẹn ti mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yí náà ṣe. Ẹlẹ́yí dè jẹ́ ǹkan tí mo máa ṣe, a mo máa ń wọ àwọn aṣọ kan tó fẹ́lẹ àwọn aṣọ yi ni mo fẹ́ràn láti máa wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ ṣun náà.

Ṣé o máa ń ra nkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa ra nkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe elee naa tó tọ́ àti ní ona tó yẹ. Mo máa rí dára kí ó máa ra àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó lè jẹ́ ǹkan tó dára tí ó dà máa ń múná mi dúró kó è nígbà tí mo bá ṣe elee náà, ẹni tí ó ń bá ikú, mo ṣe léèyín mi di dáradára, tó pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Eleyii dè jẹ́ ibìkan tí o se pàtàkì tí mo dẹ fẹ́ràn gẹgẹ bí ènìyàn náà, ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Àwọn eleyi dẹ̀ jẹ́ ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá kọ́kọ́ ṣe iṣẹ́ láti máa ka àwòrán, ó jẹ́ nǹkan tí o ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn. Ní iṣẹ́ tí mo ń ṣe lọwọlọ́wọ́, ìdí nìyẹn tí mo fi mọ́ bí wọ́n ti ń ka àwòrán ile to dẹ̀ jẹ́ nkan tí ó dara náà.

Ṣé mo màá ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ nǹkan tí ó dáa tí ó dẹ̀ ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ríi dájú pé mo máa ń ṣe'léyìí ní ọ̀nà tí ó tọ́, àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìdí nìyẹn tí mo màá ń ríi dájú pé mo máa ń ṣe àwọn eléyìí ní gidigidi nítorí pó jẹ́ nǹkan tí ó dẹ̀ dára láti máa ṣe.

Eleyi dè jẹ́ nkankan tó dára tí mo dè fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà nítorí pé ǹkan tó dára tí ó lè yọ kí ènìyàn kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà ni tí ó de dára lọ́pọ̀lọpọ̀. Mo de máa rí dájú pé ìgbejádé níbi iṣẹ́ jẹ́ nkan tó ṣe pàtàkì. Mo de máa ṣe elee yì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yínmọ́ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Ati ni ọ̀nà tí ó yẹ nitori pé eleyii je nkan ti ó dára tí ó dè yẹ́ kí ènìyàn kí o maa ṣe ní gbogbo igbà náà síbẹ̀síbẹ̀ nítorípe ó jẹ́ nǹkan tí ó dára ni. Mo de màá n tọ́ro àforíjì ní ọ̀nà tí ó kù nígbà tí mo bá se àwọn ènìyàn, mo fẹ́ràn láti máa bẹ̀ wọ́n, láti máa bẹ àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó dára. Idi niyen tí mo fi máa n ṣe. Lẹ́yìn èyí ni ríran ara dáradára náà, tí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Eléyìí kì í ṣe nǹkan tí ó dára tó dè yẹ́ kí ènìyàn kí ó máa ṣe. Idi niyen, o dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà tí ò wà lára àwọn nǹkan tí ó máa mú inu mi dùn ní gidígidí. Àá, tábìlì iṣẹ́ mi dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo de maa n lò fún àwọn iṣẹ́ tí ó pọ̀

Nítorí pé ó jẹ́ ǹkan ti ó dára, ìdí nìyẹn tí mo fi mọ̀ bí a ṣe n ṣe eléyìí, ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà si. Mo dẹ máa rí pe mo dúró de ǹkan, nígbà tí mo bá dúró de ǹkan, mo máa n ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe, ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti ó si yẹ náà. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, to dẹ máa n múnú mi dùn, eléyìí dẹ jẹ́ ǹkan tí ó dára náà.

Ṣé o jẹ ènìyàn tí o máa ń ṣe to ǹkan láti máa ṣe to ǹkan je ò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Kí eniyan ki o ma ṣe to ǹkan wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ń ṣe, ó dè jẹ ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà mo máa ń ṣe eleyi.

Kíni o máa ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn. Mo dẹ́ máa n ṣe àwọn iṣẹ́ tí ó pò ní àṣálẹ́. Mo lè dára kúrò ki gbogbo àwọn nǹkan tí mò ń ṣe tẹ̀síwájú. Mo dẹ máa rí pé gbogbo àwọn nǹkan tí à ń ṣe ó jẹ́ nǹkan tí ó dára náà. Mó dẹ máa ṣe àwọn iṣẹ́ tí ó pò ní àṣálẹ́, nitóri pé ó jẹ́ ìgbà kan tí ó dára tí ó dẹ ṣe pàtàkì.

Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ ni gidigidi náà si, Àwọn ìpè fídíò wọ̀nyí dẹ jẹ́ àwọn ìpè kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà láti fi gbọ́ ìró láti ọ̀dọ̀ àwọn ènìyàn. Eleyii jẹ́ ǹkan tí ó ṣẹ̀dá.

Éléyì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí inu mìí dé máa ń dùn sí ní gbogbo ìgbà náà, nítorí pé éléyì ni mo fẹ́ràn láti máa jẹ, ó de jẹ́ ǹkan tí ó dára láti jẹ gidigidi sí, àwọn ẹrọ ayárabíàṣá wọ̀nyí ìgbà mìí mo máa ń dúró lílọ̀ wọ́n, nítorí pé boya nígbà tí éléyì ti mọ́ ni tí ó bá bàjẹ́, ìgbà yi ni mo máa ń dúró lílọ̀ rẹ̀

Eleyii je nǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń ṣe pàtàkì tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ náà. Ó dẹ̀ tun wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Láti máa mu coffe ni ibi ṣẹ́ kí ń ṣe nǹkan tí mo máa ṣe nítorí pé kò sí ààyè láti ṣe irú nǹkan bí eléyìí. Kí ń dẹ̀ ṣe nǹkan tí ó bojú mu náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi.

Nítorí pé eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi láti máa ṣe. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ṣe é ní ọ̀nà ti tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ, nítorí pé ó jẹ́ nǹkan ti o ṣe pàtàkì ti ó de dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ìpè fídíò àti podcast ẹlẹ́yìí jẹ́ nǹkan ti mo máa ń ṣe. Mo máa ngbọ́ podcast dáradára nítorí pé nǹkan ti ó dára ni tí ó de wú mi láti máa ṣe, nítorí pé ó jẹ́ nǹkan tió ṣe pàtàkì.

Èso pẹ́ elẹ́yi wà lára àwọn ǹkan tí ó máa ń ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lo àwọn etígbọ̀ láti ri dájú pé mo sè gbogbo rẹ̀ ní dídára. Ni dídára náà nitori pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí èèyàn kí ó máa ṣẹ́. Àwọn etígbọ̀ tí mo dẹ̀ máa ń lo, etígbọ̀ ti ilé-iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ ṣẹ̀ jáde. Eléyìí jẹ́ etígbọ̀ kàn tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo dẹ̀ máa lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ṣi.

Tó dẹ jẹ́ ǹkan ti ó dára tí ó dẹ ṣe pàtàkì, tó dẹ jẹ pé mo dé máa ṣe ní gbogbo ìgbà náà. Nígbà yí pé eléyìí wà lára àwọn ǹkan tí ó máa ń mú mí dùn nígbà tí mo bá ṣe wọ́n. Mo jẹ́ èèyàn tó máa ń mú èrò titun wá láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀. Ó dẹ jẹ́ ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan náà. Tó dé jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyẹn ni mo ti máa ń ṣe àwọn eléyìí.

Elérìndòdo jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí o dé dá lọ́pọ̀lọpọ̀ náà nígbà tí ènìyàn bá ṣe eléyìí, nítorí pé ǹkan tí ó dáa tẹ́lẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní ìgbà gbogbo di ẹni náà. Mo dẹ ti lọ sí àgọ́ rì, àgọ́ jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì tọ́jé wípé mo dẹ máa wọ àgọ́ ọwọ́. Àgọ́ ọwọ́ jẹ́ ǹkan tí ó dára, mo dẹ máa wọ̀ ó lóore kóòrè náà síbẹ̀síbẹ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí eré lè dára.

Eleyii dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe Mo de n ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye na. Ìgbonajeje tí àwọn olóyìnbo mọ̀ sí, AC air condition, amúlétutù ni mo fẹ́ràn láti máa lò nínú yàrá mi torí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Ó dẹ ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ǹkan ti o dára tí ó dẹ yẹ ki ènìyàn kí ó máa ṣe kí ó dẹ máa rántí láti ṣe é ní gbogbo ìgbà ni. Ìgbà ọmọdé mi, mo dẹ̀ rántí nígbà tí mo kọ́ bí a ti ń pẹja. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ dára lọ́pọ̀lọpọ̀. Ó dẹ wà nínú àwọn ǹkan tí ó máa ń múnú mí dùn náà. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi láti máa ṣe.

Eléyìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, nítorí pé nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ni. Nínú yàrá mi, mo dà fẹ́ràn nínú ilé mi, yàrá tí mo fẹ́ràn jù ni yàrá ibùsùn mi. Yàrá ibùsùn mi jẹ́ ibì kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí mo de fẹ́ràn. Èyí tó kójá ibìkan tó tutù tó dára tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ láti máa gbé níbẹ̀. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn yàrá yìí gidigidi.

Báwo ni a ṣe máa ń rìn irìn àjò lọ sí ibi iṣẹ́? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ ǹkan tó dára, mo dẹ máa ń rìn irìn àjò ní oríṣiríṣi ọ̀nà. Nítorí pé eleyi je ńkan tó ṣe pàtàkì tí ó dẹ dára tí àwọn ènìyàn tí wọ́n dẹ máa ń ṣe ní orékòóré náà, ìdí nìyẹn tí wọ́n dẹ máa sé gbogbo àwọn eleyi ní ọ̀nà tí ó tọ̀nà àti ní ọ̀nà tí ó dára. Ilé èdè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi gidi.

Ṣe o máa ń ṣàwáda àwọn alábàáṣepọ̀? Àwọn alábàáṣepọ̀ jẹ́ àwọn ẹnìkan tí mo fẹ́ràn. Mo dá máa ṣe wádìí wọn ní a ti tó àti ní ọ̀ tó yẹ. Ẹ lè de jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí lé jẹ́ pé nígbà tí mo bá bá àwọn alábàáṣepọ̀ ṣiṣẹ́, máa rí dájú pé mo ṣe wádìí wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti mọ irú ènìyàn tí wọ́n jẹ́ àti láti ṣe ǹkan tí yóò dára tí ó de ba ní àkókò náà sì.

Eléyìí dẹ jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí ó dàra kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀síbẹ̀. Láti máa gbé àpò ẹyin jẹ́ ǹkan tó dára, mo dà máa ṣe eléwé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá lọ sọjà, mo máa gbé ẹyin nitorí pé ẹyin jẹ́ oúnjẹ kan tí ó dára ní àgọ́ ara ènìyàn láti máa jẹ síbẹ̀.

Báwo ni o ṣe máa ṣàkópọ̀ fún ìrìnàjò? Ìṣàkópọ̀ fún ìrìnàjò jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mó dẹ̀ máa ń ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nítorí pé èleyii jẹ́ ǹnkan tó ṣe pàtàkì tó dè ye kí èeyàn máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa n ṣe eleyìí, mo dẹ̀ máa n kọ àkọsílẹ̀ gbogbo àwọn ǹnkan tí ó fẹ́ ṣe fún owó iṣẹ́ bí mo ṣe rìn ìrìnàjò. Èleyii dè jẹ́ ǹnkan tí ó dára ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn atẹ́gùn? Láti gbà atẹ́gùn jẹ́ nǹkan tó dára. Mo de máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ìyè náà nítorí pé ǹkan tó dára tí ó de se pàtàkì ní eléyìí de jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ ǹkan tió dára tí ó dè ye ki ènìyàn kí ó máa ṣe nígbà tí aye rẹ̀ bá wà. Mo dẹ́

Eléyìí de jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. Mó dẹ̀ máa ríi dájú pé oúnjẹ àkàrà tí mo fẹ́ràn ní eleyii ti wọ́n fi àgbàdo ṣe. Àwọn oúnjẹ àkàrà wọ̀nyí jẹ́ oúnjẹ àkàrà kan tó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ dùn, tí àwọn ènìyàn dẹ̀ máa ń jẹ ní oríṣiríṣi ọ̀nà. Eléyìí jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà tí mo dẹ̀ fẹ́ràn, tí ó dẹ̀ jẹ́ ǹnkan tí ó dára fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

O dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ ṣe pàtàkì sí mi náà. Mọ dẹ̀ máa ń kọrin kẹ́lẹ́ gẹ́gẹ́ bí ènìyàn, kí ènìyàn máa kọrin kẹ́lẹ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Idi nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀dẹ̀ máa ń rí dájú pé mo máa ń ṣe eléyìí ni gbogbo ìgbà tí àyè rẹ̀ bá sílẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Mo de mo bí wọ́n ṣe n ṣe, òde jẹ́ nǹkan tó dára. Eléyìí jẹ́ nǹkan tó tún ṣe pàtàkì sí mi ní gbogbo ọ̀na náà. Nítorí pé ó máa múnú mí dùn. Mo de jẹ́ ènìyàn tó ní irùngbọ̀n. Nítorí pé irùngbọ̀n jẹ́ nǹkan tó dára náà. Òde jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Òde jẹ́ nǹkan tí mo máa ń ṣe ìtọ́jú rẹ̀. Eléyìí dè jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi ní gbogbo ìgbà náà sì.

Eléyii dè jẹ́ ǹkan tí ò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ridájú pé mo ṣẹlẹ̀ èyí nígbà tí àyẹ̀ re bá yọ sílẹ̀ ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ máa ṣètò àwọn ìṣòro de àrin àwọn ẹlẹgbẹ́ ní ọ̀nà tó tọ́, láti dájú pé mo ṣe àdehun lórí e, mo dẹ̀ ṣe ìwádìí fúnnífúnní ní orí wọn. Eléyii de jẹ́ ǹkan tí o ṣe pàtàkì fún mi ná.

Ìgbà mélòó ni o máa ń ìpàdé? Ìpàdé lọsọọsẹ jẹ́ ǹkan tó dára, mo dẹ̀ máa ń ni ìpàdé ní ìgbà méjì nínú ọjọ́ Monday àti ọjọ́ Sunday. Ìgbà yí ni mo máa ń ní ìpàdé. O dẹ jẹ́ ǹkan tí o ṣe pàtàkì. Eléyìí dẹ jẹ́ ǹkan tí ó dára, tó dẹ jẹ pé mo dẹ máa ń ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ jẹ́ ènìyàn kan tó máa ń ṣe eléyìí nígbà tí àyè rẹ bá ṣí sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Èléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gidi gidi. Ọkọ̀ akẹ́rù dẹ jẹ ọkọ̀ kan tí mo máa ń lò ní gbogbo ìgbà. Nígbà tó bá wùmí láti lọ kẹ́rù àbí nígbà tí n bá fẹ́ lọ sí ọjà, ìbá yìí mó máa n lo àwọn ọkọ̀ akẹ́rù yii. Ó sì jẹ́ ọkọ̀ kan tí ó dára tí mo dẹ máa ń lò gidi gidi. Ó dẹ wà nínú ọkàn mi ó dẹ jẹ́ àwọn ọkọ̀ kan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà síbẹ̀

Ṣé o máa rántí àlá rẹ? Láti máa rántí àlá jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa rántí àlá mi ní gbogbo ìgbà náà. Nítorí pé eoé jẹ́ ǹkan tó dára tí ó de tun ṣe pàtàkì ó de yẹ kí ènìyàn kí ó máa rántí. Mo dẹ̀ máa rí pé nígbà tí mo bá láàlá, mo máa kọ àwọn aláìṣilẹ̀. Eléyìí ni mo máa ṣe láti fi rántí àwọn àlá mi. Ó de jẹ́ ǹkan tó dára fún mi náà.

Ṣé o máa ń nu ara rẹ? Látí máa nu ara mi jẹ́ nǹkan tó dára, ó dà wa nínú ohun kan tí mo fẹ́ràn láti máa ṣe náà, mo dè máa ṣe eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítori pé nǹkan tí ó dára ni. Éléyì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà, ìdí nìyí tí mo fi máa ṣe àwọn eléyè ní gbogbo ọ̀nà àti nígbà tí àyè rẹ̀ bá ṣiṣẹ́ lẹ́ ni dáradára sí i.

Ọ̀pọ̀ ènìyàn lọ́ sọ yẹn. Éléyi dè jẹ́ nǹkan tí ó ṣe pataki sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìgbádùn mi dẹ̀ jẹ́ oúnjẹ. Mo jẹ́ ènìyàn tó jẹ pé mo fẹ́ràn oúnjẹ. Oúnjẹ ni ìgbádùn mi torí pé nígbà gbogbó, nígbà tí o bá wù mí láti gbádùn, mo máa lọ sí ibi tí wọ́n ti ń ta oúnjẹ, nibí bàyi ní mo ti máa lọ ń gbádùn. Elèyii jẹ́ nǹkan tí ó dára tí ó dè yẹ́ kí eniyan ki ọ́ maa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára nìyẹn.

Báwo ni ìwà ìṣòwo ẹ ṣe rí? Ìwà ìṣòwo mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ná. Eléyìí jẹ́ nǹkan tí ó dára, mo dè máa n ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ìwà ìṣòwo mi wà lára àwọn nǹkan kan tí àwọn ènìyàn fẹ́ràn. Ni pa àwọn nǹkan kan tí mò ń ṣe, ó de jẹ́ nǹkan tó tun dára náà lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo máa ń ṣe é to de màá n múnú mi dùn ní gidi gidigidi sí i.

Àkókò wo ni ọ́fí iṣẹ́ rẹ ṣì. Àkókò tí mo fi iṣẹ́ mi ni ọ̀ún ní dẹ́dẹ́ agogo à mẹ́jọ sí márùn-ún ìrọ̀lẹ́. Eléyìí jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi tí ó jẹ́ wípé mọ dé má ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ò ṣì yẹ náà. Eléyìí dè jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn tí ó dé tún ṣe pàtàkì sí mi.

Ṣé o fẹ́ràn yíyàwòrán? Yíyàwòrán jẹ́ nǹkan tó dára, ó dè wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Eléyìí dè jẹ́ nǹkan tó dára láti máa ṣe naa nítorí pé ó jẹ́ nǹkan tó dára. Eléyìdè jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì fún mi láti máa ṣe gégébí ènìyàn nítorí pé eléyì jẹ́ nǹkan tó dára, tí ó lè dè pàtàkì nù. Ídí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyì ní gbogbo ìgbà náà síi.

Eléyì jẹ́ ǹkan tó ṣe pàtàkì náà, à mọ́ dẹ̀ máa rí dájú pé kí n tó lọ sùn, màá ṣe àwọn iṣẹ́ àkànṣe, màá kọ ìwé, mo dẹ̀ máa ń kàwé náà. Eléyì ni mo máa ń ṣe ní gbogbo ìgbà kí n tó lọ sùn, ó dẹ̀ jẹ́ nkan tó dára. Eléyì jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi náà láti máa ṣe nítorí pé ó jẹ́ ǹkan tó dára àti ó dẹ̀ ṣe pàtàkì láti máa ṣe gẹ́gẹ́ bi ènìyàn.

Ó dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi láti máa ṣe ní gbogbo ìgbà náà torípé ó jẹ́ ǹkan tó dára. Mo lè ní ẹranko ọ̀sìn, tó dẹ̀ rẹ pé ẹranko ọ̀sìn nílẹ̀ jẹ́ ajá. Ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn. Òun ni mo dẹ̀ ní tí mo lè ti ń sin láti ọjọ́ ọjọ́ yìí. Wọ́n dẹ̀ ní ọmọ tí ó pọ̀. Eléyìí jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ ṣe pàtàkì ní gbogbo ìgbà náà torípé ó jẹ́ ǹkan tí ó dẹ̀ dára síbẹ̀síbẹ̀.

Eléyèii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ó de je nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà torí pé eléyii nǹkan tí ó dára. Nígbà tí àjọ̀dún bá wà, ó jẹ́ nǹkan tí ó dára náà. Mo jẹ́ fẹ́ràn láti máa wà ní òwò nígbà tí mo bá fẹ́ sùn. Eléyii de jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi láti máa ṣe ní gbogbo ìgbà náà torí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Àwọn áàpù wo ni o máa lò ju? Áàpù tí mo máa lò jù gegeẹ́ ènìyàn oun ní áàpù tí, àwọn tí WhatsApp àti Instagram tí a máa ń lò ní ojú òpó ayélujára. Awọ́n eleyi jẹ́ áàpù kan tí ó ṣe pàtàkì sí mi tí mo dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà naa láti fi ṣesẹ́ àti láti fi ṣe, láti lọ bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó dẹ́ to naa.

Kí ni ìmọ̀ tuntun tí ó fẹ́ kọ́? Ìmọ̀ tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ènìyàn ni ìmọ̀ tí a mọ̀ sí àwọn ètò kọ̀mputa. Àwọn ètò kọ̀kọ̀tàn jẹ́ ìmọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ kan tí ó dá alápọ̀lọpọ̀ tí mo le ní ìfẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn. Ẹni jẹ́ ǹkan tí ó dè tún dàrayà náà tí mo dàmá like kí n mọ̀ se àwọn ǹkan tí mo ní láti ṣe ní orí rẹ̀ ní ìgbà tí ó kù.

Ṣe o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tó dára, ó dà ọ́ nínú àwọn nǹkan tí mo fẹ́ràn rẹ̀ gẹ̀gẹ́ ènìyàn. Ó tọ pé kí ènìyàn máa jọ́ wà lára àwọn nǹkan tó ṣe pàtàkì kí ó lè dára náà. Eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn tí ó dè dára lọ́pọ̀lọpọ̀ tí ó dewunmi láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó dàbí eré ìdárayá fún mi, ó dè jẹ́ nǹkan tí ó máa n múnú mí dùn gidigidi síi.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi sí ara ènìyàn. Mo dẹ ma ní kí mo máa ṣe eléyìí ní gbogbo ìgbà nígbà tí àyè rẹ bá sì ṣẹ́lẹ̀ láti ṣe rí àwọn eléyìí náà ṣẹbẹṣẹbẹ̀. Láti máa sáré jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa ń sáré iyẹn nígbà tí mo wà ní kékeré mo máa ń lọ fún ìdíje fún ìsáré náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tó dẹ́ wùnmi láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà ti máa ń ṣe léyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, torí pé ǹkan tí ó dára tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gidi gẹ́gẹ́. Àwọn ọ̀rọ̀ àṣínà mi dẹ̀ jẹ́ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ràn láti máa kọ sílẹ̀ ní gbogbo ìgbà, torí pé àwọn ọ̀rọ̀ àṣínà yìí jẹ́ ọ̀rọ̀ kan tí ó dára, mo dẹ̀ máa rí láìpẹ́ mo máa kọ wọ́n sílẹ̀ ní gbogbo ìgbà náà ṣe.

Ṣé o mọ̀ ọ́n bí nígbà tí ọba wà nínú ọkọ̀, nígbà tí ń bá wà nínú ọkọ̀ lọkẹ̀ bínú, lọkẹ̀ gbìn kí ènìyàn bá ọ gbọ́, kí ń ṣe ǹkan tí a ṣe pàtàkì, ọ̀ lè jẹ́ ǹkan tí yóò burú jáà náà. Nígbà tí mo wà nínú ọkọ̀, mo máa dá pé mi ò kí ń bínú, lọkẹ̀ kí ń ṣe ǹkan tó yẹ kí ènìyàn kí ó má ṣe nígbà tí ń bá wà nínú ọkọ̀ ní gbogbo ìgbà náà sì.

Eléyi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi ná. Oè jẹ́ ǹkan tó dára tí mo dẹ máa n ṣe ní gbogbo ìgbà ná tóri pe ó jẹ́ nǹkan tí kò dẹ dára ní. Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ kò dé, àwọn bíi iná mọ̀nàmọ́ná, àwọn ẹ̀rọ kọ̀m̀pútà tí jẹ́ ìdojúkọ tó jẹ pé mo máa dojú kọ ní ibi tí àwọn ọmọ máa ṣe gun wọn ní orí kòrí náà ṣe. Elédè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi.

Eléyi dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dà máa ń lo ní gidigidi lórí rẹ̀ kí n tó ṣe ohun tó pé ǹkan tí ó dára tí ó dọ̀tí ṣe pàtàkì mọ́. Aṣekómi parí, iṣẹ́ jẹ́ asekọta jáde wípé mo máa kọjú wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ pẹ̀lú okun àti agbára fún àwọn iṣẹ́ tí ó pọ̀ tẹ́lá tí ṣe wù àwọn ǹkan tí mo ní ṣe ní ọgàn àti ní ọ̀nà tí ó sì tọ́ náà.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn ni ìmọ́lẹ̀ òwúrọ̀. Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo léèro láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ní ọ̀nà tó pé ilé jẹ́ nǹkan tó dára, ìdí nìyẹn tí mo máa ń fẹ́ máa ṣe gbogbo àwọn ilé mi. Ní kíkan, ikán le jẹ́ nǹkan nkan tó dára lọ́pọ̀lọpọ̀ náà si e.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń rí àwọn ìpèsè wọ̀nyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ fún mi gidi gidí. Èlé yii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà nítorí pé nǹkan tí ó dára ni tí ó dẹ́rẹ̀ jẹ́ kí ènìyàn kí ó máa ṣe nǹkan tí ó dára náà.

Ẹléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, à, ní òrèkóòrè náà àwọn mímu yí mo de feran wọn láti máa mú pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi náà, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára gidi láti máa ṣe nígbà gbogbo. Láti pín owó náà kì ń ṣe ǹkan tí ó lè rá wọn máa pín owó náà pẹ̀lú ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, aláìsí ìjà tàbí àníyànni ní orí rẹ̀, ọ̀kẹ́ lè jẹ́ ǹkan tí ó dára.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ọ̀sán jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi. Ó jẹ́ pé, à, ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà. Mo dè máa n ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe. Eléyìí de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ó de jẹ́ ǹkan tí ó dára fún ara ènìyàn náà sì.

Báwo ni o ṣe máa rí lílò àkọ́kọ́ nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, mo máa rí dájú pé mo máa ṣe àkọsílẹ̀ gbogbo àwọn nǹkan tí o bá wù mí láti ṣe. Eléyìí ni mo máa ń ṣe ní gbogbo ìgbà látara lílò àkọ́kọ́. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára, tí ó dẹ̀ tọ̀nà, tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Eléyìí dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn ti, ó dẹ̀ máa mú inu mi dùn gidigidi si.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni ẹ̀fọ́ àmúlétutù. Ẹ̀fọ́ àmúnututù jẹ́ ẹ̀fọ́ kan tí ó da lọ́pọ̀lọpọ̀ ti o de máa mú inu mi dun. Ẹ̀fọ́ yii de jẹ́ ẹ̀fọ́ kan tí ó dara gidi gidi tí inú mi dẹ maa n dùn sí. O jẹ pé àwọn ẹ̀fọ́ yìí jẹ́ ǹkan tí ó da lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ máa ń ṣe jù.

Nígbà wo ni o kẹ́yìn lórí dókítà? Ìgbà tí mo kẹ́yìn lórí dókítà jẹ́ ìgbà pípẹ́ ṣẹ́yìn ó dà jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de mú ínú mi dùn naa. Nítoripe eleyì jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ẹleyii dẹ́ wá lára àwọn ǹkan tí mo fẹ́ràn náà ó de jẹ ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà. Sùgbọ́n n gbà tí ènìyàn bá ṣelé, ó jẹ́ ǹkan tí ó dára ní ogbà gbogbo náà.

Àní ìgbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìmọ́tótó ilé mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ilé jẹ́ nǹkan tí ó dára ná. Ilé jẹ́ nǹkan tí ó mọ̀ọ́mọ̀ mi ju. Mo jẹ́ máa ń ṣe ilé mi ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yà. Eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé mo máa ń fọ́n ọmọ bí a ti ń ṣe ilé dáradára sí.

Èso wo ni o fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí i ènìyàn ni èso ápù. Èso ápù jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó wumí láti jẹ ní gbogbo ìgbà náà. Ìdí nìyi tó jẹ́ pé àwọn èso yìí mo fẹ́ràn ounjẹ. Ó de jẹ́ nnkan tí ó ṣe pàtàkì, tó de dára ní ago ara ènìyàn náà, mo de máa ń ṣẹ elẹ̀yii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Eleyii dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń lò gidigidi nítorí pé àwọn eléyìí ni ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ bá rí dájú pé mo máa ń ṣe ní gbogbo ìgbà náà láti máa ṣe fèrèsé ọkọ dá dúró lọ́ri àwọn ǹkan tó bá ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé ìgbà tí oru wà, mo máa ṣe fèrèsé ọkọ ṣẹlẹ̀ àmọ́ nígbà tí kò bá sí oru, mi ò kí ń ṣe fèrèsé ọkọ ṣẹlẹ̀. Eléyìí dé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bi ènìyàn.

Ìgbà mélòó ni wọ́n ṣàṣọ ọmọ ẹgbẹ́ rẹ láti ṣàṣọ ọmọ lè jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de maa n ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ń je pé eleyii je ǹkan tí ó dára tí ọmọ dà máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ǹkan tí o ṣe pàtàkì, o de ye kín èyàn kí ó máa ṣẹ ni.

Kí ni ìlànà rẹ? Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó de wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn elé de jẹ́ ǹkan tí ó dára náà mo de máa ń ṣe elé ní ọ̀na tí o tọ́ àti ní ona to yẹ. Eléyi jẹ́ ǹkan tí a ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ó lè jẹ́ ǹkan tí ó dẹ̀ dára ní gbogbo ìgba náà sì ni.

Eléyìí dẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí yóò dẹ̀ màà múnú mi dùn nígbà tí mo bá ṣe àwọn èléyìí náà. Àwọn òpó, àwọn òpó èléyìí ayélujára tí mo wà bíi àwọn Facebook, àwọn Instagram, àwọn èléyìí ni mo wà. To dẹ jẹ́ ibi kan tí mo máa ń polówó ọjà, tí mo dẹ̀ máa ń ṣe àwọn nǹkan tí ó tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe náà ṣe.

Ṣé o fẹ́ran ra oúnjẹ ní pópónà? Látọ̀ náà oúnjẹ ní pópónà jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó wà nínú àwọn ǹkan tí mo fẹ́ran láti máa ṣe. Nítorí pé elé jẹ́ ǹkan tó dára tí ó lè ṣe pàtàkì lọ́wọ́ kí ènìyàn ṣọ́ ẹ̀dínà nítorí pé elé wà nínú àwọn ǹkan tí mo fẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Nítorí pé ǹkan tí ó dára láti ṣe ni.

Ṣé o ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de ní ọkọ̀ bí mo ṣe wà yii, nítorí pé ọkọ̀ jẹ́ ǹkan tí ó dára. Àà, ọkọ̀ tí wọ́n gbé fún mi níbí iṣẹ́, oun ni ọkọ̀ tí mò ń lò. Ó de jẹ́ ọkọ̀ kan tí ó jẹ́ ọkọ̀ bọ̀gìnì tí àwọn ènìyàn de ní ìfẹ́ sí. Ọkọ̀ yìí ni mo de máa ń lò fún oríṣiríṣi iṣẹ́ àti ní oríṣiríṣi oná ládugbo Ó jẹ́ ǹkan tí ó dára ti ó dà ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn.

Wákàtí mélòó ni o máa ṣe iṣẹ́ ojoojúmọ́? Iṣẹ́ ojoojúmọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, àdẹ̀ máa ń ṣe lẹ́ẹ̀ nígbà tí ayẹyẹ bá rẹ sílẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyi dẹ́ wà lára àwọn nǹkan tí mo máa ń ṣe, á nítorí pé nǹkan tí ó dára tí ó dọ̀ ṣẹ pàtàkì kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà gbogbo ni, ni òrékọ́òrẹ́

Òde jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Òde máa ń rí pé àwọn ènìyàn máa bá wọn sọ̀rọ̀ nínú èrò ìgbésókè. Tí ó kó èrò ìgbésókè jẹ́ ǹkan tó dára tí àwọn ènìyàn lè máa lò ní oríṣiríṣi ọ̀nà ìdí nìyí tí wọ́n máa ṣe lẹ́yìn. Eléyìí lè jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún èrò ìgbésókè, òde máa ń sọ̀rọ̀ nínú rẹ̀ ní gbogbo ọ̀nà náà tí ó kó jẹ́ ǹkan tí ó dára. Àún.

Elédè jẹ́ ǹkan tó dára, tí ó lè kí ènìyàn kí ó máa se gedege nígbà tí mo de wa ní ìgbà èwe bí a ti ń pẹja àti bí a ti ń wẹ̀ ni àwọn nǹkan kan tí mo ṣe tí ó dẹ̀ mú inu mì dùn gidi nígbà yen lohùn nítorí pé nkán tí ó dára ni. Elédè wà nínú àwọn nǹkan tí ó ṣépè ọ̀rọ̀ bí fún mi gẹ́gẹ́ bí ènìyàn mìíràn nígbà tí mo bá ṣe àwọn eléètọ́ pé nǹkan tí ó dára ni.

Ẹlẹ́yìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nítorí pé nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ni. Àwọn òfin yàrá kọn jẹ́ àwọn òfin kan tí ẹ pé mi ò kí ń tẹ̀ mọ́lẹ̀ nítorí pé láti máa ṣe àwọn ẹlẹ́yìí ko n ṣe ǹkan tó bójúmu ìdí níyen to je pé mò máa ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó ye lai sì àní àni ní orí rẹ̀.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń mu eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye. Ìdí nìyẹn tí mo fi máa ń mu àwọn eléyìí nítorí pé wọ́n jẹ́ àwọn nǹkan tí ó dára fún àgọ ara ènìyàn. Eléyìí dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dàda lọ́pọ̀lọpọ̀ náà tí inú mi dẹ̀ máa ń dùn sí ní gbogbo ìbà náà.

Eléyi jẹ́ ǹkan tí ó dára tí yóò jẹ́ kí ènìyàn kí ó máa sọ ní gbogbo ìgbà náà sọ pé ǹkan tí yóò ṣe pàtàkì tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kí ó máa ṣe ni àwọn ìbọ̀sẹ̀ yóò jẹ́ ìbọ̀sẹ̀ aláwọ tó jẹ́ tí àyè òde òní, kí ó tọ́ dọ̀ jẹ́ ǹkan tí yóò lówó lówó kí ó tọ́ dọ̀ ṣe pàtàkì ìmọ̀tótó wà lórí àwọn ilé ènìyàn mo fẹ́ràn láti máa lo gẹ́gẹ́dẹ́

Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára nígbà mí tí ayé rẹ̀ bá ṣiṣí lẹ̀, a ó dẹ wà lára àwọn nǹkan tó jẹ pé mo máa ń gbà nígbà mí láti ri pé àwọn kan tẹ̀síwájú. Àwọn ímeèlì ài wulo wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tó jẹ pé mo máa ń gbé kúrò lórí fóònù mi nígbà tí mo bá gbà wọ̀n. Mo dẹ̀ máa gbà wọ́n ní ìgbà tí ó pọ̀ kèdèkèdè bóyá láti àwọn ilé-iṣẹ́ mìíràn náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sími gẹ́gẹ́ bí ènìyàn láti máa se ni gbogbo ìgbà náà. Nítorí pé nǹkan tí ó dára ni tí ó dẹ̀ máa ń ṣe ènìyàn ní àkókò tí ó dára. Mo máa ń pa àwọn fáìlì wọn yii ṣi òri cloud bíi Google Drive ni mo dẹ̀ máa ń lò. Todẹ̀ jẹ́ àwọn nǹkan tí ó dáa fún ìfáìlì tí mo fẹ́ lò fún ọjọ́ iwájú. Idi niyẹn tí mo fi máa ń ṣe àwọn elé yi.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn eléyìí ni mo dè fẹ́ràn ní gbogbo ìgbà náà tí ó pé ó jẹ́ nǹkan tí ó dára. Àwọn adùn vanilla ni adùn tí mo fẹ́ràn lọ́rí ice cream, tori pé àwọn adùn yín jẹ́ adùn ọ̀tọ̀ dára lọ́pọ̀lọpọ̀ tí ó dára mu inú mi dùn nígbà tí a bá ní wọ́n. Eléyìí de jẹ́ nǹkan tí ó dára. Eléyìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà náà.

Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe nítorí pé nígbàtí mo bá ṣe eléyìí, ó máa jẹ́ kí ọkàn mi wà ní ìṣípayà gidigidi. Mo dẹ̀ ní aṣọ wíwẹ̀, aṣọ wíwẹ̀ yí ni mo máa lò nínú òòrèkóòrè náà nígbà tó bá wún mi láti lọ wẹ̀ nínú odò nítorí pé ìkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó ní ni tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ sí náà sì.

Ẹlẹ́yi dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe ní ìgbà mi naa, nítorí pé ǹkan tí ó dá ra ti o dè ye kí èèyàn kí ó máa ṣe ni. Mo dẹ̀ rí dájú pé mi ò ní orúkọ inogi jẹ́ kankan, ojẹ́ pe orúkọ inogi jẹ́ jẹ́ orúkọ kan tí ó burú jáì, tí kò de ye kí èèyàn kí ó ní. Ìdí nìyẹn tí min fi ní àwọn orúkọ wọ̀nyí. Ẹlẹ́yi dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nàá.

Eléyii jẹ́ nnkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ máa ń ṣe ní òrèkóòrè náà, nítorí pé eleyii wà lára àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń kojú àwọn ìṣòro ní ibiṣẹ́ pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ àti òye. Nítorí pé eléyii wà lára àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi, tó yẹ kí ènìyàn kí o máa ṣe ní gbogbo ìgbà. Nígbà tí ènìyàn bá ṣe eleyìí dáradára ṣe náà.

Eleyii dé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de dárà, tí ó dè máa n mú inu mi dùn ni gidi gidi náà nitori pé nǹkan tí ó ṣe pàtàkì tó lè yẹ́ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà dẹ́ni. Àwọn ẹ̀rọ ìgbésókè jẹ́ àwọn ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo de máa lò fún iṣẹ́ ọ̀tún àti láti fi ri pe gbógbo àwọn nǹkan tí mo n ṣe ni itẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà gidi gidi.

Eléyìí dẹ wá nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà. Nítorí pé nǹkan tí ó dára nì nígbà tí ènìyàn bá ṣe irú rẹ̀. Mo dẹ̀ jẹ́ ènìyàn nítorí pé mo máa n jí ní kùtùkùtù nítorí pé mo máa ń ṣe àwọn iṣẹ́ ọ̀tún àti àwọn iṣẹ́ àkànṣe, ṣe àwọn iṣẹ́ ilé náà kí n tó lọ sí ibi iṣẹ́ eléyìí ní mo máa ṣe ní gbogbo ìgbà. Nítorí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà.

Báwo ni a ṣe máa ń kọjú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo sì máa ń kọjú àwọn ẹlẹ́rìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí dájú pé mo lo gbogbo ọgbọ̀n ìmọ̀ tí mo ní lórí rẹ̀. Nígbà tí eléyìí o ba ṣíṣe, mo máa ń pe àwọn ènìyàn tó ní òǹgbọ Ìjìnlẹ̀ lórí ìdènà ọkọ̀ náà tó jẹ́ pé àwọn ẹlẹ́rìí ni wọ́n máa ṣe àtúnṣe sí wọn gidigidi sí.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin? Oko ojú rín jé nkan to tún dé lópòlópò mo dé ti rìn pèlé e lé ri nígbà tí mo ní àwon isé kan tí mo fé se. Ìgbà yíì ni mo rìn pẹ̀lú ọkọ̀ yìí. Ó de jẹ́ nkànkàn tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó máa ń sáré dáradára tí ó lè máa ń yára nígbà tí ó bá rìn ní oju ọ̀nà. Tẹ́ẹ̀ní tẹ́ ẹ pé ọkọ̀ yìí máa ń lọ̀rí nígbà tí mo fẹ́ lọ sí ìrìnàjò nítorí gbìyànjú.

Ṣé o máa mu oògùn lójoojúmọ́? Láti máa mu oògùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mòdè mári dáju pe mo máa n ṣe eleyii lonà tó tọ́ àti ní lọ̀nà tó yẹ. Nítori pe kí ènìyàn máa mu oògùn wà lára àwọn nǹkan tó ṣe pàtàkì, mòdè mári pe mo máa nṣẹ́ gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ẹ́ pe líì jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe iná.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò gẹ́gẹ́ bí ènìyàn, ó dè jẹ́ ọwọ́ kan tí ó dáa lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tí mo dẹ̀ ní ìfẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn, ó jẹ́ ọwọ́ kan tí ó dára tí mo dẹ̀ máa ń lò ní gbogbo ọ̀nà náà láti fi se gbogbo àwọn nǹkan tó bá nílò láti ṣe, nítorí pé owó jẹ ọwọ́ kan tó lágbára tí mo dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà fún àwọn iṣẹ́ tí mò ń ṣe.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ẹgbẹ́ ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ orí orí ìtàgé. Àwọn ẹgbẹ́ orí ìtàgé jẹ́ àwọn ẹgbẹ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí wọ́n dẹ̀ máa ń ṣeré ni dáradára. Àwọn leyi ní àwọn ènìyàn tí mo fẹ́ràn tó jẹ́ kí n lè máa gbọ́dọ̀ rí wọ́n ní gbogbo ìgbà náà. Wọ́n máa ń ṣeré dára, wọ́n máa mú mi rẹ́rìn-ín, wọ́n dẹ̀ máa ṣe gbogb àwọn nǹkan mi tí mo fẹ́ràn gẹ́gẹ́dẹ́ náà síbẹ̀ ṣẹ.

Kí ni ọ máa ń ṣe ní òwúrọ̀? Kọ̀kan jẹ́ àwọn òwúrọ̀ tí mo máa ń jí ṣiṣẹ́ ilé. Mo máa ń gbálẹ̀, mo máa ń gbàdúrà, mo máa ń ṣe àwọn iṣẹ́ ìkànṣe náà àti àwọn eré ìdáni kí ó lọ síbi iṣẹ́. Eleyi je nǹkan tí ó ṣe pàtàkì fún mi, tí ó de wun mí láti máa ṣẹ ní gbogbo ìgbà náà ni tóri pé nǹkan tí ó dára tí ó dè ye kí ènìyàn kí, won máa ṣe gidigidi ni.

Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dé máa ń rí dájú pé mò ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe. Àwọn òṣìṣẹ́ ṣiṣẹ jẹ́ àwọn òṣìṣẹ́ kan tí mò ń fẹ́ràn. Mo ríi dájú pé wọ́n ní ìwà tí ó dára, wọ́n dẹ̀ ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní gbogbo ìgbà náà. Eléyìí ni mo máa ń ṣe ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó lẹ́tọ̀ tí ó rẹ́'yàn lágbára náà síbẹ̀

Eléwé de jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe. Mo dà máa rí dajú wi pé mo máa ń jẹ́ ounje ale dédé aago méje, kí àwọn oúnjẹ yìí kan bá lè wá sílẹ̀ ní àkókò àbí ká má ṣiṣẹ́ tí wọ́n nílò láti ṣe náà. Èdè yẹn tí wọ́n máa ṣe àwọn eléyìí ó dà jẹ́ ǹkan tí ó dára, tí ó dà to ṣe pàtàkì fún mi kí ẹbí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà ó dà jẹ́ ǹkan tí ó dára láti ṣe.

Báwo ni o ṣé máa ń ṣe àjọyọ̀ ọ àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe elé náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé elé jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe. Idi niyẹn ti mo fi máa ń ṣe àwọn elé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, torípé nǹkan tó dára ni.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Ìdúnadúrà jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dè máa ṣe lé e ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí pé ìdúnadúrà wà lára nǹkan tó máa ń ṣe nínú ọjà mi nígbà tí ń lọ́wọ́ ṣe ṣẹ́ pelu áwọn ènìyàn láti ní àdéhùn àti ìbálòpọ̀ tí ó dára lórí àwọn nnkan kan tó ṣe pàtàkì sí wa náà gidi gidí.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá jẹun? Nígbà tí mo bá jẹun, mo ní ìwà tí ó dára. Nítorí pé nígbà tí mo bá jẹun, mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń pariwo, mo dẹ kí ń jẹ à. Eléyi dè jẹ́ ǹkan tí ó dára. Èléyì de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ná. Nítorí pé àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà, tó dẹ̀ dára kí ènìyàn máa ṣe lẹ́yìn tí ó pójú ǹkan tí ó ṣe pàtàkì gidi, gidi.

Ọdẹ jẹ́ nǹkan tí ó tùn ṣẹ̀ padà kí fún mi náà. Mo dẹ̀ máa fà á nígbà tí mo bá wà nínú ilé ni ìgbà tí mo máa ń fà á. Nítorí pé kí ènìyàn máa fà ọ́ wá ní àwọn ara tí ó máa ń ṣe ìdárayá fún àwọn ènìyàn náà. Ìdí nì tí mo máa ń ṣe lé ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ. Ìgbà yìí ni mo máa fà ọ́. Ọdẹ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ ṣẹ̀ pátáki fún ènìyàn náà.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ rí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ tí ṣe eléyìí lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ọ̀rẹ́ mi tí ó yẹ pé mi ò lè gba owó lọ́wọ́ wọn. Eléyìí jẹ́ àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ tí ṣe rí ní ẹ̀yìn, tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe nígbà tí àyè rẹ̀ bá wà ni.

Eléyìí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ṣe àwọn elé yìí ní ọ̀nà tí ó tọ́, àti ní ọ̀nà tí ó sì yẹ ní gìdídídí náà si. Àwọn owó iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣètò ní dídára dídára, nínú gbogbo nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣètò rẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ni. Ìdí ni yen tí mo fi máa ń ṣe àwọn elé yìí.

Ó de wá nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà nítorí irú àwọn iṣẹ́ tí mò ń ṣe. Idi niyii tí mo fi máa ń ṣe àwọn eleyii níbí ara lé dára sí náà. Àwọn ojú àwòrán lè jẹ́ ǹkan tó jọ mọ́ àwọn iṣẹ́ tí mò ń ṣe. Mo àe má n rí pé mo máa ń wo àwọn ojú àwòrán bií wákàtí mẹ́fà sí méje l'ojoojúmọ́ nítorí pé iṣẹ́ tí mò ń ṣe ni.

Eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí ó dẹ̀ dára, tí ó lè jẹ́ kí ènìyàn kí ó máa ṣe, ó dẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Mò dẹ́ tí màá kọ̀wé pẹ̀lú ọwọ́ láti ìgbà tí mo ti wà ní kékeré, nítorí pé kí ènìyàn máa kọ̀wé pẹ̀lú ọwọ́ kì í ṣe nǹkan tí ó burú. Nǹkan tí o wumi láti máa ṣẹ ni, ìdí nìyẹn tí mo fi máa ṣe àwọn eléyìí.

Ẹlẹ́yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi ná, ó dà jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà tí àyè rẹ bá ṣẹ́ sílẹ̀ fún mi láti ṣe àwọn ẹlẹ́yìí nítorí pé ǹkan tí ó dára ni. Mo de máa n ka ìwé gidi, torí pé ìwé wà lára àwon ǹkan tó máa ń fún'yàn ní ọgbọ́n, ìmọ̀ àti òye. Àti nígbà tí mo bá fẹ́ ṣe àwọn ǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà, ìgbà yen mo máa ń ṣe àwọn ẹlẹ́yìí.

Elédè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà náà tí ó máa ń rí i dájú pé mo mọ̀ọ́jútó ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé ǹkan tí ó dára ni tí ó dẹ̀ ṣe pàtàkì ni gẹ́gẹ́ gẹ́gẹ́. Mo dẹ̀ máa ń rí dájú pé mo máa ń lo ìrọ̀rí, ìyẹn ìrọ̀rí méjì ní ìgbà tí mo bá fẹ́ sùn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀ sí.

Eléde jẹ́ nnkan tí mo fẹ́ràn, nítorí pé ó jẹ́ nnkan tí ó ṣe pàtàkì, tí ó dè jẹ kí ènìyàn kí ó máa lò ní gbogbo ìgbà tí àyè rẹ̀ bá wá sílẹ̀, tí ó dè jẹ́ nnkan tí ó dára ni. Àwọn oúnjẹ tó ní ata wọ́n jẹ́ àwọn oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dè fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tó ní ata ní gbogbo ọ̀rọ̀ náà, nítorí pé ó jẹ́ nnkan tíió dára, tí ó dè dára fún ara ènìyàn ní gidi gidi.

Eléyìí de jẹ́ nǹkan tí ó dára náà tí ó ṣe pàtàkì ní àgọ́ ara ènìyàn. Idí nìyẹn tí mo fi máa ń dára pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ máa rí pé mo máa ń fi àwọn ohun ọ̀ṣọ́ sára nítorí pé kí ènìyàn pa ohun ọ̀ṣọ́ sára jẹ́ nǹkan tó dára. Mo dẹ̀ máa rí pé mo máa ṣe eléyìí nígbà tí àyè bá ṣe sílẹ̀ ní gidigidi. Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì náà.

Ẹlẹ́yi de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tó jẹ́ ye kí ènìyàn kí ó mọ̀ kí ó de máa ṣe ni gbogbo ìgbà gbogbo. Nítorí pé nígbà tí mo bá ṣe eléyè, eléyè máa jẹ́ kí inu mi dùn gidigidi. Mo dẹ̀ jẹ́ ènìyàn tí pé láti máa dé ní àkókò wa ninu àwọn ǹkan tí mo fẹ́ràn, mo dẹ̀ máa ń dé ní àkókò ní gidigidi. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tó de ye kí ènìyàn kí ó máa ṣe ni gbogbo ìbà náà síi.

Eléyii dè jẹ́ ǹnkan tí ó dára, tí ó ṣe pàtàkì, tí ó wù mí, ó dà wà nínú àwọn nnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà láti máa ṣe náà ṣe. Àwọn àwo yìí bíi àwọ̀ pupa ni àwọ̀ kan tó yẹ kó mo fẹ́ràn, àwọ̀ pupa je nnkan tí ó dán, tí ó lẹ́wà, tí ó de dára. Àwọn àwọ̀ yìí mo ti fẹ́ràn láti máa wọ̀ ní gbogbo ìgbà, boyá ní aṣọ ni.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Látì mú àwọn èrò tuntun wá jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mọ n dẹ̀ máa ń ṣe lè yii ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ́ ni tóri pé ó jẹ́ ǹkan tó dára tí ó dẹ̀ tun ṣẹ pàtàkì yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Máa ka ìwé, mọ n dẹ̀ máa ń ṣe ìwádìí àwọn kánkan àwọn eléyi ni mo máa ṣe láti mú èrò tuntun wá nígbà tó bá mọ̀ mí láti ṣe irú bí àwọn eléyi náà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn, òun ni oúnjẹ, òun ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ́ wu mi láti máa jẹ ní gbogbo ìgbà náà. Nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí ó dára sí, ó dẹ̀ máa ń ní àwọn kankan tí ó da ni nínú e ìdí niyi to jẹ́ pé àwọn ò jẹ wọ́n. Kí ni mo fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà náà.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ ma ripé mo ṣe ògo wọn. Eléyìí jẹ́ nǹkan tí o ṣe pàtàkì fúnmi láti rí pé gbogbo àwọn nǹkan tí mò ń ṣe àti àwọn fún ìṣe náà ó tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ, tóri pọ jẹ́ nǹkan tí óò dára ní.

Eléyi wa nínú àwọn ǹkan tí ó de pàtàkì fún mi láti ma ṣẹ gẹ́gẹ́ bí ènìyàn náà. Àwọn oúnjẹ tí mo dẹ̀ mọ̀ ń ṣe dáadáa, àwọn bí ìrẹsì, ní oúnjẹ pàtàkì tó mọ̀ ń ṣe ní oríṣiríṣi ọ̀nà, mo dẹ̀ mọ̀ bí a tí ń ṣe dáradára. Ǹitori pé ó jẹ oúnjẹ kan tí ó dùn, tí gbogbo àwọn ènìyàn dè fẹ́ràn, ìdí nì yẹ́n to je pé oúnjẹ yẹn ni oúnjẹ kan jẹ́ pé mo mọ bí a tí ń ṣe é ní dáradára tí ó lè dára lọ́pọ̀lọpọ̀ náà láti jẹ.

Kí ni a máa ń jẹ ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ ìgbà tí wọ́n sọ pé nígbà tí ń ba dé, mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó le, nitoripe oúnjẹ tó le wà láàára àwọn oúnjẹ kan tí mi ò fẹ́ràn. Gìdìgìdì, mo máa ń fẹ́ràn láti máa mu bíi tea àti láti jẹ bíi bread ní òwúrọ̀. Àwọn búrẹ́dì àti tea ni mo fẹ́ràn jù to lọ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó de dára fún mi gẹ́gẹ́ bí ẹniyan láti máa ṣe ni gbogbo ìgbà mi.

Data tó máa ń lò loṣọ ṣe pọ̀ tó, data tí mo máa ń lò loṣọ ṣe ó jẹ́ data kan tí ó pọ̀, ó jẹ́ data kan tí ó ṣe pàtàkì sí mi nínú ohun mi ó máa ń lò fún àwọn oríṣiríṣi iṣẹ́ àti àwọn oríṣiríṣi ǹkan tí mo máa ń ṣe, nítorí pé àwọn data yìí ó máa ń tó bí gigii mẹ́wàá tẹ́lẹ̀ tí mo máa ń lò, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún àwọn iṣẹ́ àti àwọn ọjà tí polówó tí mo máa ń ṣe lójoojúmọ́.

Ibo ni o má fi kókoro rẹ sí? Kúrò mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ mọ̀rí dárunkú mo máa fi ṣe àpò ọwọ́ mi. Àpò ọwọ́ mi ni ibi tí mo má fi kókoro mi sí ní gbogbo ìgbà. Nígbà tí ó bá wù mí láti ṣe eléyìí, ó jẹ́ ǹkan tó dára tó bọ́jú mi. Tẹ́lẹ̀ máa mú mi dùn náà. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà láti fi gbogbo àwọn nǹkan tí mò ń ṣe polọ̀ ní déédéé.

Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo ma n máa ṣe ní gbogbo ìgbà naa. O de je wìpè, ó dẹ̀ tu jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo de máa ń lọ sí òde, mo fẹ́ràn láti máa lọ sí òde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo dẹ̀ ti lọ sí òde rí, ó jẹ́ ibìkan tí mo lọ fún ìgbéyàwó. Ó dẹ̀ jẹ́ ìgbéyàwó kan tó lárinrin tí ó dẹ̀ lọ́pọ̀lọpọ̀. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dè máa n mú nu mi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìí náà.

Elédè jẹ́ ǹkan tó dára tí ó ṣe pàtàkì náà nítorí pé ó dára ni. Ìdí ni tí mo máa ń fi ríra kó mo ṣe wù àwọn ǹkan tí mo nílò láti ṣe náà. Òwò tí mo dà mí pà lọjoojumo ń jẹ́ owo kan tí ó dára ń jẹ kó máa ń tò mí láti ṣe wù àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléyii dè jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Eléyii jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà náà ṣe.

Ilé ìdájọ́ ńkan tí ó ṣe pàtàkì tí ó lè kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà ni tó máa jẹ́ kí ara wà ní déédé àti láti ṣe ìmọ́tótó àti ń tọ́jú ara ènìyàn náà. Mo lè mọ̀ wípé mo máa gẹ́ ìkọ́nrinnì kúrú ní gbogbo ìgbà nítorí pé àwọn ilé ènìyàn fẹ́ràn láti máa ṣe nígbà tí àjọ̀dún bá ṣẹ́ sílẹ̀ fún gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe ẹgbẹ́ àwọn ilé yìí náà ó lè jẹ́ ǹkan tí ó dára.

Ẹlẹ́dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó dẹ́mu ni gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń ṣe. Nígbà tí ayẹyẹ bá ṣí sílẹ̀, èdè ni ẹni tí wọn bá ṣe àmùléyìn tọ́pẹ́ jẹ́ nǹkan tí ó dẹ́ dára ni. Ibo ni o ti máa ń fẹ́ràn láti máa lọ. Eleyi jẹ́ ibi etikan ni mo fẹ́ràn láti máa lọ jù n tọ́pẹ́. Tíkún jẹ́ ibi kan tó ṣe pàtàkì tí mo dẹ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa lọ gidigidi.

Ẹlẹ́rẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà, kí n tó pé ó jẹ́ nǹkan tí ó mójú mu, tọ dẹ́ pé ó dẹ̀ ṣe pàtàkì kí ènìyàn kì í ó ṣe é ní gbogbo ìgbà. Mo dẹ̀ mọ àwọn aládùúgbò mi dáradára náà, kí n tó pé àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn tí ẹgbẹ́ àmajọ́ ń ṣeré, àmajọ́ ń ṣiṣẹ́, a tó máa ń ṣe gbogbo àwọn nǹkan ọ̀tún láti gbé àdúgbò yìí lọ síwájú ní gbogbo ìgbà náà papọ̀.

Ẹléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí ó dẹ̀ máa n mú inú mi dun ní gbogbo ìgbà naa so nnkan tó wà nínú àwọn nǹkan tó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n nífẹ̀ẹ́ sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà ṣi bẹ́ẹ̀. Gíga tí mo ga tọ́ dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì náà. Tori pe mo jẹ́ èèyàn kan tó ga, tó feet màrùn sí mẹ́fà. Idí niyen tí àwọn ènìyàn fi nífẹ̀ẹ́ sí mi ní gbogbo nǹkan tí mo bá ṣe náà tọ́ dẹ̀ jẹ́ nǹkan tó dára sí mi gidigidi.

Nítorí pé ilé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn tí ó dọ̀tí ṣe pàtàkì, àti ran àwọn ènìyàn lọ́wọ́. Àmì àràwọ̀ mi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn rí, gẹ́gẹ́ bí ènìyàn tí opó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Ilé de wà nínú àwọn nǹkan tí ó dára. Ilé dẹ̀ jẹ́ nǹkan tí mo mọ̀ pé mo máa ń ṣe ní gbogbo ìgbà náà, tí opó jẹ́ nǹkan tí ó dára tí ó dọ̀tí ṣe pàtàkì gidigidi.

Ilé ìwẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń dájú pé mo sè ní gbogbo ìgbà náà tó kó jẹ́ nǹkan tí ó dára ni. Ìgbà tí mo dẹ̀ máa ń ra iraya bá yàtọ̀ nínú ìgbà tí ilé tí mò ń lò tẹ́lẹ̀ tó bá bàjẹ́ àbí tó kò bá ṣe iṣẹ́ mọ́, ìgbà yìí ni mo máa ra tuntun mì í. Ó dẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tó dẹ̀ máa mú mí dùn nítorí pé ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì dáradára sí i.

Elé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo jẹ máa ń ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó de ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà mì tí ọjà bá wà dáradára, mo máa ń rí àfojúsùn síta mi. Ó de wa nínú àwọn nǹkan tí ó máa ń mú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ǹkan tí ó dára, tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe dáradára ni.

Ṣé ó jẹ́ ẹnìkan tí kò jẹran? Láti máa jẹran jẹ́ ǹkan tó dára, mo dà máa ń ṣe lé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Ìdí nìyẹn tí mo fi máa ń jẹran. Nípa ìdí èyí mo jẹ́ ènìyàn tí ó má ń jẹ́ rán. Nítorí pé ẹran jẹ nkan yí ọ dá ní àgọ́ ara ènìyàn. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe èléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí pé ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà dà ní síbẹ̀

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí ènìyàn, òun ni àwọn ohun èlò tí mo máa ń lò láti fi ṣe àwọn iṣẹ́ tó pọ̀ làkọ̀ọ̀kọ́. Àwọn iná mọ̀nàmọ́ná, ẹ̀rọ kọ̀m̀pútà, àwọn lápútọ̀pù àti àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan tí ó tu ṣe pàtàkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà láti bo àwọn iṣẹ́ tí mo ń ṣe. Ó te sí ní gidigidi ọ̀ de jẹ́ nǹkan tí o ṣe pàtàkì sí mi náà.

Ṣé o máa ń, ṣe o máa ń sùn ní ọ̀sán? Láti máa sùn ní ọ̀sán jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa ń ṣe léyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí àyè bá ṣe sílẹ̀, ìgbà yẹn ni mo máa ṣe léyìí, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí ní gbogbo ìgbà náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tó dára kí ènìyàn máa ṣe, idi ni yen tí mo fi ma n se àwọn ẹlẹ́yì ńitori pe o jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe síbẹ̀síbẹ̀.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ àwọn ètò kan tí mo nífẹẹ sí. Ó dà jẹ́ ètò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo de máa ń wo àwọn ètò wọ̀nyí nígbà míràn tí ayé rẹ bá ṣíṣe le fún mi láti ṣẹlẹ́èyí. Nítorí pé nǹkan tí ó dára ni kí èèyàn máa ṣẹ láti mọ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àgbáyé àti láti ṣe àwọn kankan tí ó tún dára lọ́pọ̀lọpọ̀ náà síbẹ̀síbẹ̀.

Ṣé o máa di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí m bá wà nínú ọkọ̀, mo máa di ọjà bọ̀. Eléyìí jẹ́ nǹkan tó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí láti máa ṣe ní gbogbo ìgbà náà torí pé àní nígbà tí mo bá rí àwọn nnkan tí mo fẹ́ràn, mo máa kúrò nínú ọjà láti lọ ra wọn. Eléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí ó dè lọra lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kí ó máa ṣe, kí ó tó máa ṣe àwọn eléyìí náà.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ gbogbo ènìyàn máa ń lò. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò gẹ́gẹ́ bí èèyàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó dàgbà ní àwọn àwọn kan tí mo fẹ́ràn gidigidi ní ìgbà gbogbo náà nítorípé ẹgbẹ́ wà nínú àwọn nnkan to máa mú inu mi dun ìdí nìyẹn tí mo fi máa un lọ awọn eleyii Ó jẹ́ ǹkan tí ó dára àti ó ṣe pàtàkì láti máa lò ní gbogbo ìbà náà inu mi de maa un dun si.

Ṣé o máa ń wọ ìbàwọ̀? Ìbàwọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ́ wà nínú àwọn nǹkan kan tí mo fẹ́ ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Ídí nìyẹn tí mo fi fẹ́ eléyìí, torí wípé ó jẹ́ nǹkan tí ó dára, tó dẹ̀ṣẹ, pàtàkì, tó jẹ yẹ ki ènìyàn kí a máa dùn nígbà tí àjọyọ̀ bá ṣẹ́ sọ̀rọ̀. Ẹnà mọ̀dẹ̀ máa ṣẹlé gbogbo ìgbà náà.

Eléyìí de jẹ́ nǹkan tó dára tí ó de ṣe pàtàkì ní gbogbo ọ̀nà náà ṣe. Mo de máa rí dájú pé ọmọ rin ni àlàáfíà, nitori pé èèyàn ma rín ni àlàáfíà wà lára àwọn nkankan tí ó ṣe pàtàkì tí ó lè yẹ kí èèyàn kí í ó máa ṣe. Idi niyen tí mo fẹ́ máa ṣe léyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní gbogbo ìgbà náà síbẹ̀síbẹ̀

Kí ni àwọn ohun tí o fẹ́ràn nínú ọrí pizza? Àwọn nǹkan tí mo fẹ́ràn nínú ìrọrí pizza wà lára àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa dá kún un máa ṣe àwọn ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa n ri daju pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílo láti ṣe níru e ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe dára náà.

Elé dẹ̀ wà lára àwọn ǹkan tí ẹ pé mo máa ṣe onílò gbogbo ìgbà náà, ẹ̀yìn dẹ̀ máa fọ nígbà mìíràn nígbà tí mo bá ṣíṣe ju wákàtí lọ àbí nígbà tí mo bá ṣíṣe lọ́pọ̀. Elé máa yẹ kí ẹ̀yìn fọ mi nígbà tí elé bá dẹ̀ ṣẹlẹ̀, mo dá máa rí i dájú pé mo máa lo gbogbo àwọn oògùn tí mo nílò láti lò láti dá sí pé àwọn ẹ̀yìn fífọ́ wọn yóò wá sílẹ̀. Elé dẹ̀ jẹ́ lára àwọn ǹkan tó ṣe pàtàkì náà láti máa ṣe.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Láti máa fọ ọkọ̀ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń ṣe léyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ní àwọn tí ó pé lé wà nínú àwọn ǹkan kan tí mo nífẹ̀ẹ́ ṣi. Eléyìí jẹ́ ǹkan tí ó dára, tí ó lè ṣe pàtàkì, ó lè yẹ kí ẹ̀yàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Ó dẹ jẹ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ṣé o máa ń bẹ̀rẹ̀ ona lọ́wọ́ àwọn ènìyàn? Láti bẹ̀rẹ̀ ona lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ ǹkan tó dára, mo dà máa ń ṣe é lé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yè náà idi nìyẹn tí ẹ pè mí. Mo maa bẹ̀rẹ̀ ona lọ́wọ́ àwọn ènìyàn nítori pé ọ̀nà bebere je àwọn ǹkan tí o dára, mo dà máa ń ṣe élé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yè náà ṣi.

O de tun jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì gidi gidi. Mo dẹ̀ bá rí dájú pé nígbà tí mo bá sùn mo máa lo aṣọ ìbora. Nítorí pé kí ènìyàn máa lo aṣọ ìbora ó jẹ́ nǹkan tí ó dára láti fi ṣe ìdáàbò bo ara ẹni ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Elẹ́yi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nínu àwọn aṣọ ìbora wonyii mó máa ń lò ní gbogbo ìgbà ni gidi gidi sí ni.

Eléyìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí àwọn ènìyàn ní gbogbo ìgbà náà ṣe. Mo dẹ̀ mọ bí a ti ń fọn eléyìí wà lára àwọn nǹkan tí mo kọ́ nígbà tí mò wà ní kékeré ní abúlé wa lọ́hun Láti fọ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi ní gbogbo ọ̀nà náà.

Eleyii wa lára ohun tí mo fẹ́ràn gege bi ènìyàn, o de jẹ́ ǹkan tí o ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, náà o le jẹ́ ǹkan tí o tó dára gidi gidi. Ojú mi le jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, nítorí pé ojú yi mo máa ń fi ríran, mo dè máa fi ṣe wo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọnà tí ó tọ́ àti ní ọnà tí ó sí yẹ náà. Eleyii dẹ́ jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì.

Eléyìí de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo de fẹ́ràn náà tó ri pé, ilé yìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà mí dáadáa, láti máa ń ji yan wà lára àwọn ǹkan tó jẹ́ pé mi ò fẹ́ràn láti máa ń ṣe nígbà tí mo bá ní awọ pẹ̀lú àwọn ènìyàn. Mo máa ń rí dájú pé mi ò kí ń jì yan pẹ̀lú wọn, nítorípé kí n ṣe ìwà tí ọmọlúàbí máa ń wu, ìdi nìyàn tí ó ṣe pàtàkì.

Ẹléyi jẹ́ nkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń rí dájú pé mo ṣe gbogbo àwọn nkan tí mo nílò láti sè é ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ̀ náà. Mo dẹ̀ máa ń rí dájú pé mo máa ra epo fún ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀ àti ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ìgbà méjì ni mo máa ń lò láti ra epo ṣe ọkọ̀ mi nítorí pé ó jẹ́ nkan tí ó ṣe pàtàkì ó dà jẹ́ nkan tí ó dára láti máa ṣe é.

Eleyi de wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn atipe ǹkan tí ó ṣe pàtàkì àti ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà, nítorí pé ó de máa mú ọgbọ́n àti ìmọ̀ tuntun wá náà síbẹ̀. Láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń fún wọn ní owó, màá gbà wọ́n ní àmọ̀ràn, àwọn ọ̀nà wọ̀nyí ni màá ń lò láti fi ran àwọn ènìyàn lọ́wọ́.

Ṣé ò ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní ọgbà lọ́pọ̀lọpọ̀. Nítorí ọgbà yii wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń lò. Ọgbà dẹ́ jẹ́ nǹkan tó gbá tí mo dẹ̀ máa ń gbin àwọn oríṣiríṣi nǹkan sínú rẹ̀ náà. Ìdí niyẹn tí mo sọ pé mo ní ọgbà odẹ́ jẹ́ nǹkan tó dára tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà ní gbogbo òrè náà.

Ṣé o fẹ́ràn jòkó? Ní ìdẹ̀ sí fèrèsé, ọjọ́ òfurufú, eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí pé ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gege bi ènìyàn àti àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi ní gbogbo ọ̀nà náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyii ni didára didára nítorí pé won jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe.

Ṣé ẹ máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tó dára, mo dè máa ń fún àwọn òṣìṣẹ́ nígbà tí wọ́n bá ṣiṣẹ́ dojú, ìwọ̀n-on eléyìí jẹ́ nǹkan tó dára tí ó lè yẹ kí ń dán kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà náà tí ẹniyẹn bá tọ́ síi. Ó dè jẹ́ nǹkan tó tún dára náà ìdí nìyẹn tí mo tún máa ń ṣe àwọn ilé yìí, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Ní gbogbo ìgbà nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan, mo máa rí dájú pé mó máa ṣẹ elẹ̀yi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ní ọ̀nà tó yẹ pé ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ń fẹ́ran yoga, nítorí pé yoga rí i máa ń jẹ́ kí ara wà ní dédé àti kí ara wà ní ọ̀tún. Ìdí nǹyẹn tí mo fi máa ń ṣe yoga ní gbogbo ìgbà tí ayẹ re bá ṣiṣilẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, mo dè máa ṣe eléyìí ní ìgbà tí ayẹyẹ bá ṣí sílẹ̀ fún mi náà. Mo dè fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nígbà tí àwọn ènìyàn bá wà ní àrówó tó, mi gẹ́gẹ́ bí ènìyàn ìgbà yẹn máa pèpè ní orí fóònù, ó lè jẹ́ ìpè kan tó dá lọ́pọ̀lọpọ̀ tí mo lè ní ìtẹ̀sí ní gbogbo ìgbà.

Ṣé o máa ń ṣe ìsọkọ dọ̀tun? Ìsọkọ dọ̀tun wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn tí ó de wunmi láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ìsọdọ̀tun yi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de má ṣe ilé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si ye naa nítorí pé ìsọdọ̀tun jẹ́ nǹkan tí ó dáa. To de yẹ kí ènìyàn kí ó máa ṣe, idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé yìí náà.

Ní ìgbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní oṣù kẹfà ọdún. Ìgbà yi ni wọ́n máa n gbé ọjà tuntun wá. Éléyì dè jẹ́ nǹkan tó ṣẹ pàtàkì tí ó dẹ̀ dára kí ènìyàn mọ̀ mọ̀ nípa rẹ̀ náà nítorí pé nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára ni. Ìdí nìyẹn jẹ́ pé oṣù kẹfà ọdún ni ọjà tuntun yóò máa jáde ní gbogbo ìgbà náà síbẹ̀.

Báwo ni o ṣe máa ń gbá ẹrú àwọn oníbàárà? Ẹrú àwọn oníbàárà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, èmi ni màá ń gbá àwọn ẹrú yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe é dáradára. Éle yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ tí ṣe é ní gbogbo ìgbà, mo máa ń lo àwọn ọ̀nà tó bá wà ní àárọ̀ ọ́tọ́ láti fi ṣe ẹrú àwọn ilé yìí, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà. Mo dára.

Ṣé o máa ń pawó pamọ́? Láti máa ṣe owó pamọ́ jẹ́ nǹkan tó dára, nítorí pé àwọn owó ìní ẹni ni a máa lò ní ọjọ́ ọ̀la. Ó lè jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó lè dára, ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Idi niyi tí mo fi máa ń ṣe àwọn eleyi nígbà tí ayẹ re bá ṣe sílẹ̀. Láti máa pawó pamọ́ jẹ́ nǹkan tó dára, tó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹyẹ bá wà náà.

Irú, irú aṣọ wò ni o fẹ́ran wọ̀? Aṣọ tí mo fẹ́ran wọ̀ ni aṣọ tí ó bá dára lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ l'ẹ́wà. Àwọn aṣọ wọ̀nyí jẹ́ aṣọ kan tí ó dára tí mo dẹ máa ń wọ̀ nígbà yẹn lọhun. Aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa wọ̀. Ìdí nìyí tó fi jẹ pe àwọn aṣọ yìí ni mo fẹ́ran láti ma wọ ni gbogbo ìgbà. Nítorí pé ó jẹ́ aṣọ kan tí ó dára tí mo rẹ̀ nífẹ̀ẹ́ sí.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́? Màá gba ìrìn àjò lọ́ mi sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, ó dà máa gba àkókò kan tí ó pọ̀ diẹ́ lọ̀wó mi nítorí pé mo máa fẹ́ràn láti ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Fún bí wákàtí méjì ni o máa ń gbà ní ojoojúmọ́ nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ náà.

Ọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń ṣe ní gbogbo ìgbà náà tí ayé rẹ̀ bá ṣi silẹ̀. Eléyii de jẹ́ nǹkan tí mo máa ń ṣe gidigidi ní gbogbo ìgbà náà ṣe. Nígbà tí òjò bá rọ̀, mo fẹ́ràn láti máa wà nínú ilé torí mi ò fẹ́ràn òjò, mi ò lè fẹ́ràn òtútù. Ídí nìyẹn torí pé nígbà tí òtútù bá wà, mo máa rí i dájú pé mi ò kí ń wọ̀ ní òjò torí kì í ṣe nǹkan tó dára.

Ṣé o máa ń ṣe eré ìdáná? Eré ìdáná wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn. Ó dejẹ́ nǹkan tó ṣe pàtàkì náà. Mo dẹ̀ máa ń ṣe eleyìí nígbà tí ayẹ rẹ bá ṣí sílẹ̀, nítori wipe nǹkan tí ó dára ni láti máa ṣe eré ìdáná kí ṣe nǹkan tó burú. Mo dẹ̀ máa ń ṣe àwọn eleyìí ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Inú mi dẹ̀ máa ń dùn lóorekoore náà. Ìbáṣepọ̀

Nítorí pé eléyíí jẹ́ nǹkan tí ó dára, ìdí nìyan tí mo fi máa ṣe àwọn ilé yìí, mo dẹ̀ máa ṣe é ní gbogbo ìgbà. Ó jọ pé kí ènìyàn ṣe ilé wà nínú àwọn nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ rí dájú pé, à, mo ṣe ìrìn lọ sí ọjà ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo fẹ́ lọ ra nǹkan ní ọjà. Ilé lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe. Ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí ó múnú ni ìdìbò.

Ẹleyi wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn, ọ̀dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo ti ṣe rí, nítorí pé nígbà tí mo wà ní kékeré jẹ́ ìgbà tí mo ti bẹ̀rẹ̀ láti máa ṣe àwọn nǹkan báyìí náà. Pípẹja dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn, mo ti pẹja ní oríṣiríṣi ọ̀nà, nígbà tí mo wà ní kékeré mo máa ń pẹja gidigidi, to de jẹ̀ nǹkan tí ó máa ń mú inú mi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìí náà.

Mo máa gbọ́ ìgbómo nígbà tí mo bá ń ṣe ilé yìí. Eré dé jẹ́ nǹkan tó dára, tí ó lè ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà gẹ́gẹ́ gẹ́gẹ́. Láti máa wọ fìlà, ó lè sì wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ gẹ́gẹ́. Mo dà máa ń ṣe ilé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí pé nǹkan tí ó yẹ, tí ó lè dára, tí ó lè kí ènìyàn kí, mo máa ṣe ni. Ó dè jẹ́ nǹkan tó ṣe pàtàkì náà.

Eleii jẹ́ nnkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ wà ní gbogbo ìgbà náà, nítorí pé nnkan tí ó dára, tí ó dẹ̀ máa ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ maa ri dá pé fóònù máa ń gbóná ní ọ̀nà tí ó tó, bíi ìgbà mìíràn lójoojúmọ́, nítorí pé fóònù ni mo máa ń lò fún àwọn iṣẹ́ tí ó pò, nítorí pé ó ní láti gbóná gidi gidi kó lè ṣe àwọn iṣẹ́ tí ó bá fẹ́ ṣe.

Eléyi ìwà nínú àwọn nkankan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó yẹ kó mọ̀ọ́ dà máa ń wò ó ní ìgbà tí ayé rẹ̀ bá tọ́ sílẹ̀ láti ṣe irú àwọn nǹkan báyìí náà síbẹ̀. A o lè jẹ́ àkókò tó jẹ́ wípé tí mo fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, ni àkókò tó wà nínú ọjọ́ tó jẹ́ kó mo fẹ́ràn gidi gidì, tẹ́gbà á kókò ẹ jẹ́ àkókò kan tí yóò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe àwọn nǹkan ọ̀tún náà.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí èèyàn ni àjọ̀dún ìgbà Kérésìmesì. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún kan tó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dà ní ìfẹ́ sí gẹ̀gẹ̀ bí èèyàn tó jẹ́ kí a máa ń ṣe àwọn nǹkan ọ̀tún, a dà máa ń ṣe òwe àwọn nǹkan tí a nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Eléyi wà nínú àwọn àjọ̀dún tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe.

Ṣé orí máa ń fọ́? Orí máa ń fọ́ mi nígbà mìíràn, nítorí pé orí fífọ́ wà nínú àwọn nǹkan tí òtítọ́ ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí orí bá dẹ̀ fọ́ mi, a máa rí dájú pé mo máa ń lo àwọn òògùn ẹ̀fọ́rí sí i láti fi ara ba lẹ̀ pa àwọn orí fífọ́ yìí ní pótọ́pótó́. Eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù alágbèká tí mo máa ń lò ni fóònù tí ilé iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Eléyìí jẹ́ fóònù kan tí ó dára lopolopò tí mo dẹ̀ máa ń lò ní gbogbo ọ̀ràn náà gidigidi. Eléyìí jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń lò láti fi ṣe àwọn ǹkan bí i iṣẹ́ tí inú mi dẹ̀ máa ń dùn ní gbogbo ìgbà náà ṣe.